Irú etí ìgbọ́ tí mo máa ń lò ó pé oríṣiríṣi, torí èmi gẹ́gẹ́ bí ẹni kan, ó ní àwọn etí ìgbọ́ tí mo máa ń lò lásìkò kọ̀ọ̀kan. Lóòótọ́ náà ki ṣe gbogbo ìgbà ni mo máa ń fi lò etí ìgbọ́, ṣùgbọ́n irú etí ìgbọ́ tí mo máa ń lò, mo máa ń lo headset, mo máa ń lo airpod méjì yen mo máa ń lò. Ìgbà mìí náà, mo máa ń lo earpiece tó pé mẹ́ta. Ọ̀pọ̀ ìgbà tí mo bá rin ìrìn àjò, ná ni mo máa ń lo earpiece torí ó máa rọrùn fún mi láti kọ́ lò torí pé ó gùn tì, ó gùn, mà kò fi ẹnu ẹ, mà fi sí ẹnu fóònù mi. Ǹkan tí mo bá fẹ́ wò, bóyá mo fẹ́ wò fíìmù lórí fóònù mi ni bíì ṣe ń rìn ìrìn àjò, àbí bóyá mo fẹ́ gbọ́ orin, ẹ́hen, ẹeh, earpiece yẹn náà ni mo máa ń lò tí mo bá rin ìrìn àjò lọ́pọ̀ ìgbà. Àti pé nígbà mi tí mo bá wà nílé, mo máa ń lo headset. Headset ni mo máa ń lò tí mo bá wà nílé torí óún tiẹ, èyí ó kan fi sí etí ni, kò sí ibi tí èèyàn o le fi fóònù yẹn sí, òun ṣì tún lo memory card. Ìyẹn headset, ó ń lo memory card, but, eh, earpiece òun kò lo memory card. Ìdí té mi ò fi fẹ́ lò àti pé tí mo bá lo earpiece, mi i lè ṣiṣẹ́ torí pé okùn rẹ́ gùn. Earpiece ó sì bọ̀ dọ́ wà pẹ̀lú fóònù, tí ẹ̀yan bá fẹ́ gbọ́ nǹkan ní orí rẹ. Ṣùgbọ́n headset òun ò rí bẹ́ẹ̀, náà ni mo fi máa ń lo òhun nínú ilé tí mo bá ń dáná, àbí bóyá tí mo bá ń fọṣọ, mo máa ń lo eléyẹn. Pápá jù lọ, nígbà mìíràn tí mo bá rò pé, à! Kí n ṣiṣẹ́, bóyá a fẹ́ ṣe, eh, lórí kọ̀mpútà mi, bóyá mi lọ sí ibi iṣẹ́, wọ́n á fún mi ní iṣẹ́ láti ibi iṣẹ́. Mo máa rò pé, à! Kìí kàn ṣiṣẹ́ yìí, bóyá a fẹ́ ṣe meeting, ẹ́heh, airpod náà mo máa ń lo airpod. Èyí ó fi etí kan sí ẹgbẹ́ ọ̀tún, èyí ó fi etí kejì sí ẹgbẹ́ òsì torí etí méjì ni òhun náà òhun máa ń bọ́. Òun máa ń dá dúró fúnra rẹ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀, náà lòún máa ń dá dúró tí èèyàn ó fi sí inú etí èèyàn. Airpod yìí ó ṣì pé oríṣiríṣi, omi wà, èyí tó èyán ó fi sínú etí èèyàn lọ́un lọ́un. Èmi ò fẹ́ran eléyìí, torí pé àwọn kíní náà, ìdí témi ò fi gbà yàn ní ìyànjú wipé ká máa lo gbogbo ẹ ni gbogbo ìgbà. Èmi ni headset ni, èmi ni airpod ni, èmi ni ẹ́hìn, èyí tó ó gùn yẹn mẹ́tẹ̀ẹ̀ta tí mo ti dárúkọ. Èmi ò fẹ́ràn rẹ̀ torí pé àwọn dókítà náà máa ń gbà wá ní ìyànjú pé tí ẹ̀nyẹn bá lò jù ní gbogbo ìgbà, ó lè dí yan létí àti pé ó lè jẹ́ kí ẹ̀yan máa ní iyọnu ni etí èyán tí kò sì dáa fún etí wa. Ẹ̀ mọ̀, bí ẹ̀yan mu omí gan an lápọ̀jù kò da fára. Gbogbo nǹkan tó bá ti pọ̀ jù, tí ẹ̀yan bá ti ń ṣe lọ́pọ̀jù kò da. Iwọntunwọnsi náà wọn gba awọ̀n eyan ní ìmọ̀ràn. Àti pé ìgbà mi, èmi fẹ́ràn rẹ̀ láti máa lò. Pápá jùlọ́ tí mo bá jáde ṣẹ́ rí ẹ́h, airpod, mo fẹ́ràn rẹ̀ gan torí ìgbà mi, èmi àtọkọ̀ mi ta bá jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́, a lè wà láàrin ara wa tó jẹ pé ọkọ̀ mi fẹ́ sọ nǹkan fún mi. Níkẹdé tó bá ti wà létí mi, ǹkan tó ọkọ̀ mi bá fi ránṣẹ́ sórí fóònù mi, mà kàn gbọ́ ni torí ohun kan yìí, ó máa ń ṣe bíi pé, bíi pé èyan ti ṣẹ́tì ẹ ka lẹ̀ ni. Ó máa ń ṣe bí automatic. Òun náà ni mo ti fi, eh, fẹ́ràn rẹ̀ dáadáa. Ṣùgbọ́ tó bá yẹ pé bí headset ni, ẹ mọ̀ àwọn bọ́tìn máa ń wà ní ibi tìtọ̀ òhun. Èyan ó ṣe máa tẹ́ ní ẹ̀gbẹ́, ẹgbẹ́ etí. Tí ẹ̀yan bá ṣi tẹ́ lẹ́gbẹ̀ ẹ́ti àwọn èèyàn ó máa rò pé, à! Kí lẹni yìí fẹ́ gbọ́, ṣé ó fẹ́ gbórin ni? Àbí èyán ò ṣà lè gbórin tó jẹ́ pé ó wà ní ìta fún odẹ àríyá. Àwọn eh, ìlò etí tí èmi máa ń lò, irú etí ìgbọ́ tèmi máa ń lò, n náà nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ ìbora bo ara mi nígbà tí mo bá sùn, torí eléyìí ó jẹ́ ọ̀kan tó ṣe pàtàkì nínú ilé mi tó jẹ́ pé, gbogbo ènìyàn nínú ilé mi ló ní àsó ìbora tí è ní ọ̀tọ̀ọ̀tọ̀ tó fi máa ọkọ mi, tó fi máa èmi, tó fi máa àwọn ọmọ mi. Gbogbo wa ni a ní aṣọ ìbora wa. Torí náà, kì í ṣe gbogbo ìgbà ni èmi máa ń fi aṣọ ìbora bo àrá tí mo bá fẹ́ sùn. Bẹ́ẹ̀ sì ni àwọn ọmọ mi àti àwọn ọkọ àti ọkọ mi náà, torí ìgbà mìíràn òrù lè mú tó òrú bá sì ti mú, kò nílò ká lo aṣọ ìbora mọ́. Òrú bá ti mú, gbogbo window ni èyí ó sìn kalẹ̀ kí atẹ́gùn kó lè wọlé. Ìgbà mìíràn, ìgbà mi tí mo tún máa ń lò ni ìgbà tí òjò bá ń ró. Tójò bá rọ̀ tó tutù bá mú, màá lo aṣọ ìbora. À ti pé èmi ní àwọn aṣọ ìbora ní oríṣiríṣi. Mo ní èyí tí mo máa ń lò ní ìgbà òjò, mo ní èyí tí mo máa ń lò lásìkò òru, mo ní èyí tí mo máa ń lò ní ìgbà ọyẹ́. Ṣé ẹ mọ̀ pé àsìkò ọyẹ́, atẹ́gùn máa fẹ́ èyí tí ń fi bo ara, ó máa pọ̀ dàádàá. Ìgbà òjò, èyí tí ń fi bo ara, ẹ mọ̀ pé ìgbà mi tójò bá rọ̀ kò ní ní ipọnjú, kò sì ní fẹ́lé jú, torí ìgbà mìíràn òjò lè rọ̀ tán kó jẹ́ pé òrú ó wa mú òjò sì lè rọ̀ tán nìgbà mi kí òru má mú kí ọ̀jú ọjọ́ ṣà kàn wá. Bẹ́ẹ̀ lèmi ni wọn ní oríṣiríṣi. A ti pé aṣọ ìbora da fún ara, torí kí ẹ̀fọn kó má ba jẹ́ ènìyàn, kí ẹ má máa ní ibà, torí tí ẹ̀yin bá tún ti ní ibà tí ẹ̀ ń bá lo aṣọ ìbora, wàhálà mí tun ni. Eléní, pàápàá jùlọ èmi máa ń yọjú wọ àwọn ọmọ mi lóòrèkóòrè ní òru tí wọ́n bá ti sùn bóyá aṣọ ìbora ó sì wà ní ara wọn àbí kò sì, torí èmi ṣe ní dandan fún gbogbo àwọn ará ilé mi. Ìgbà mí náà ọkọ mi é fẹ́ lo aṣọ ìbora, màá tiẹ̀ wá sọ wípé bóyá ọkọ mi jẹ́ èèyàn tí ó fi gbogbo ara gbà tá aṣọ ìbora lọ títí. Lẹ́yìn àsìkò tí òtútù bá mú nàá l'ọkọ mi máa ń lo aṣọ ìbora. Aṣọ ìbora jẹ́ nǹkan tí ó jẹ́ wípé àsìkò tí ọyẹ́, òjò bá ń rọ̀ àbí tí ọyẹ́ bá ń fẹ́, iná ni owó rẹ̀ máa gùn pá ní ọjà. Òún ná ni àwọn èèyàn tún máa ń sáré rà, ní ọjà sílé torí pé àwọn èèyàn ki ká ikún. Tí àkókò rẹ̀ ò bá ti tọ́, wọn ò ní rà á sílé. Ṣùgbọ́n èmi, èmi í ṣe bẹ́ẹ̀. Èmi ti rà á sílé tó jẹ́ pé tí àkókò èmi ní wọn lóríṣiríṣi tójò bá rọ̀, mo lè tì í mú jáde. Tójò, tí ojú ọjọ́ bá sì yí sí rí tó jọ mú òtútù, ẹ̀hẹ́n ó lèyi tí èmi máa ń lò. Èmi máa ń gbà àwọn ọ̀rẹ́ mi gàn níyànjú wìpẹ́ kàn rá aṣọ ìbora sún torí pé ó ṣe kókó kí ẹ̀fọn kó má ba jẹ àwọn ọmọ wa, torí tí ẹ̀fọn bá jẹ wọ́n tór, Ọlọ́run òni jé á rógun ibà nàá ni. Ìgbà èmi tẹ̀ ní oníbàárà tó jẹ́ wípé ò máa ń bá mi ra èmi, ó máa ń ra aṣọ ìbora lọ́wọ́ mi, mo ní wọn lọ́pọ̀ gan, torí èmi máa ń tún ta, èmi ń tà, èmi ń tún ta ni. Ǹítorí bẹ́ẹ̀ lèmi ṣe máa ń ṣe ní ti tèmi, èmi sì máa ń mú oríṣiríṣi àwọ̀ ni mo ní nínú ilé mi, àti ní ìsọ̀ mi tí èmi ń tà.

Èmi ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi torí pé, à, oníbàárà mi ni wọ́n jẹ́. Oúnjẹ ọjà ló dà wá pọ̀ kìí ṣe oúnjẹ àti pé ilé ayé ti le gan-an níìsín. Kí ẹ máa fún èèyàn lóúnjẹ, ìròyìn oríṣiríṣi náà là ń gbọ́ lójoojúmọ́. Bí àpẹẹrẹ, nnkan kan ṣẹlẹ̀ bóyá bí ọdún méjì sẹ́yìn tó jẹ pé arábìnrin kan, òun ni ó máa ń fún àwọn èèyàn lóúnjẹ. Pé inú ẹ̀ kan máa ń dùn ni. Wipe, à, kẹ́rẹ ọjọ́ tínú ẹ bá yọ, a kàn dáná, a fún àwọn ènìyàn ní oúnjẹ. O lọ wá di ọjọ́ yìí, ó dáná, oúnjẹ tó wá ṣè kiiṣe pé ó pọ̀ lọ títí. Bí ó ṣe dé ìsọ̀ rẹ̀ tó fún àwọn oníbàárà rẹ̀ lóúnjẹ tó sá fún àwọn èèyàn, tí àtàwọn ẹni tí e ṣó oníbàárà rẹ̀, wọ́n ní bọ́kànlára àwọn tó sá fún lóúnjẹ ni. Bí ó ṣe padà sílé ní alẹ́ nìyẹn. Ìgbà tí ó dé ilé ní alẹ́, wọ́n ní bẹ́ẹ̀ ni, ìṣe ń bẹ̀rẹ̀ sí ní bì ni. Tó ń bì báyìí, tó ń bì báyìí, ni ẹni yìí ló bá gba bẹ̀ lọ, ó kú ni. Ìgbà tí wọ́n gbé dé ilé ìwòsàn, wọ́n bá ṣe àwọn àyẹ̀wò kọ̀ọ̀kan fún un, wọ́n bá ní oúnjẹ tó jẹ ẹni. Arábìnrin yìí ó ṣẹ̀ máa ṣe irú nǹkan báyi àwón yen, gbogbo èèyàn tó sì jẹ oúnjẹ yìí kì í ṣe pé wọ́n kú. Kátó wí kátó fo, àwọn agbófinró dé, wọ́n ti lé ilé ìtajà arábìnrin yìí, wọn ló hun ló pa ọkùnrin yìí. Ìgbà táwò lọ táwò lọ kí arábìnrin yìí tó fún ẹni yìí lóúnjẹ, àṣẹ ènìyẹn ti jẹun níbí kan tẹ́lẹ̀, ohun tó fún lóúnjẹ, oúnjẹ tó ti jẹ níbí kan tẹ́lẹ̀ yẹn, iná ni wọ́n fi òògùn sí. Kì í ṣe èyí tí arábìnrin tó jẹ tó dá tó fún ẹni yẹn. Mo ní ẹni kan ló wá ní, à, wípé kì í ṣe arábìnrin yẹn enìkan tó, tó sàṣojú ẹyin ìgbà tí ẹni aláàkọ́kọ́ yẹn fi ń fún lóúnjẹ. Ìdí nìyẹn tí wọ́n fi fi arábìnrin yẹn sílẹ̀ o. Èmi ẹ̀ fún èèyàn lóúnjẹ. Dálu o jọmọ́ dé ni àgbà ni. Èmi ò fẹ́ràn láti máa fún èèyàn lóúnjẹ. Ìgbà tí èmi máa ń fá àwọn oníbàárà mi lóúnjẹ tí mo rò pé bí yó máa ń bọ́ sí ọwọ́ ọ̀sán, tí mà, tí n nì, à, bóyé emi àti oníbàárà mi máa jẹun ní ọwọ́ ọ̀sán ni. Ìgbà ìparí ọdún, oṣù tó parí ọdún tí ṣe oṣù December, oun ná lemi màá ń fún àwọn èèyàn lóúnjẹ tá jọ máa ń jẹun ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi. Toje pé àtàwọn ọmọ isẹ́ mi, gbogbo wa lájọ jẹ papọ̀. Ti won o rí wa tí gbogbo èèyàn ó rí wa. Sugbọn pé hìn wa màá, èmi àti oníbàárà jọ máa jẹ oúnjẹ lọ́sàn-án lọ́sàn-án. Rárá o, kò sáyé lé mi torí àwọn Yorùbá náà ló ń sọ wípé ojúu la lákàn fi sọ ọ́ rí. Gbé mi òun, tọkùn tí èmi bá mọ́, èmi ò mọ kán tìtì wọ. Ọjà lásán ló wá bá mi rà. Kì í ṣe pé mo ti mọ ẹ rí láti íbikàn. Àti pé mi gangan bí ènìyàn, èmi e hiń jẹun ọ̀sán, à, mi e hiń jẹun ọ̀sán. Èmi, à wọn mọ mi, ọkọ mi gan máa ń sọ, "Mi e hin dáná ọ̀sán gan-an." Táwọn ọmọ mi bá ti rí biscuit yẹn, òtítan niyen, èmi e hin dáná ọ̀sán, mi ò ṣe èèyàn tó ń jẹun ọ̀sán àbí kíni. Oúnjẹ tí mo bá ti sè láàárọ̀, a gbé mi di alẹ́ kí n tó dáná alẹ́, gbogbo ẹ̀ lá gbé mi. Èmi ò fẹ́ràn kí màá dáná ọ̀sán àbí pé bóyé mi àti ẹnìkan a jọ jẹun lọ́sàn-án. Àti pé ọ̀pọ̀ oníbàárà, oníbàárà mi, bóyá wọ́n wá raja, tí wọ́n bá wá raja, bóyá ọjọ́ ti, ọjọ́ tí ń lọ, bóya ebí wa ń pa wọ́n, té bí ba ń pa wọ́n tó bọ́ sí ọwọ́ ọ̀sán àbí bó ó wọ́ àṣálẹ́, àbí láàrọ̀, ìgbà kí ìgbà tí wọ́n bá wá, té bí ba ti ń pa wọ́n, màá bẹ ọmọ isẹ́ mi, òṣìṣẹ́ mi kan kó lọ bá wọn ra oúnjẹ wá. Ẹni, yi náà ni ó sọ nǹkan tí ó jẹ́, bóyá amàlà àti ewédú ni àbí iyán àti obe ègúsí. Màá ni kí ọmọ isẹ́ mi bá ara wá. Bi o bá sì tí bá ara wá, a bẹ̀rẹ̀ sí ní jẹ. Bo, èmi àto oníbàárà pa jọ máa fi ọwọ́ sínú abọ́, a jọ máa jẹun. A, èmi ò fààyè gba irú ẹ. Iṣẹ́ mi ni mo dì mú. Èmi ò di, ẹ, mi fi oúnjẹ àbí eré, o ṣà àyè o dé gbogbo ibi ẹdẹ́ ẹni torí èmi ò mọ ibi tó ti wá. Ọjà ló dà wá pọ̀, kì í ṣe oúnjẹ.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ohun ọ̀ṣọ́ torí ohun ọ̀ṣọ́ jẹ́ ǹkan tí èmi gẹ́gẹ́ bí alára tí mo fẹ́ràn jù lọ. Bẹ́ẹ̀ ni, ọ̀pọ̀ ìgbà tí àwọn ọ̀rẹ́ mi bá ń ṣe ọjọ́ ìbí, ohun ọ̀ṣọ́ náà mo máa ń fún wọn jù torí èmi máa ń fẹ́ràn kí obìnrin kó wọ ohun ọ̀ṣọ́ torí pé á dùn ún wó, á túnbùkún ẹwà ẹ. Kò sí ìgbà ọdún, bóyá iléyá ni àbí ìgbà ìtúnu àwẹ̀ àbí kò sí ìgbà kí ìgbà tó dùn ń bẹ́ẹ̀ tí èmi ń ra ohun ọ̀ṣọ́ tuntun tèmi wọ̀ ṣọ́run. Àti pé ìgbà mìíràn gan kò di ìgbà tó dùn bá wá, mo bá ti ní owó lọ́wọ́ tí mo rẹ́ yí tó wù mí, kété ni èmi ó rà ní tìtẹ́ mi. Bẹ́ẹ̀ ni mo ṣe ń rà fún ra mi, ni mo ń rà fún ọmọ mi, ni mo ń rà fún ìyá mi, ni mo ń rà fún ọkọ mi. Ṣé ẹ̀ mọ̀ pé àwọn ọkùnrin láyé síyìn náà ń wọ ohun ọ̀ṣọ́ torí pé ó máa ń bùkún ẹwà wọn? À! Torí pé ayé, ayé ti di ayé ọlà jù níìsín. Ẹ̀ mọ̀ pé láyé àtijọ́, àwọn baba ńlá wa kan náà ń bẹ tó jẹ́ pé wọ́n máa ń kó ohun ọ̀ṣọ́ sọ́run láyé àtijọ́. Ṣùgbọ́n nísìnyí, ayé ti di ayé ọlà juju tí ayé ń gba àwọn baba ńlá wa ni lọ tó jẹ́ pé àwọn ara máa ń ra ohun ọ̀ṣọ́ ló wà lóríṣiríṣi pẹ̀lú àwọ̀ oríṣiríṣi. Èmi ní ohun ọ̀ṣọ́ dé bí pé ó pọ̀ gan. Toye pé èyí tí mo bá lò ní ọ̀sẹ̀ yìí, mi lè lò lọ́sẹ̀ tó ń bọ̀. Bẹ́ẹ̀ ni mo ṣe ní sí. Àti pé ohun ọ̀ṣọ́ mi mo léèyọ tó yẹ pé mi tẹ́ẹ̀ yọ kúrò lára rárá tó jẹ́ pé ó ti lóbí ọdún méjìlá ra mi. Bí mo ṣe ń fi ń sùn, mo sì ń jí tó yẹ pé ó wà ní etí mi. Ohun ọ̀ṣọ́ tẹ́tí ni mo ń sọ yiò, èmi èyọ, góòdù ni. Èmi èyọ kúrò létí tó yẹ́ pé mò ń fi ń wẹ̀, mò ń fi ń ṣe gbogbo. Ó wà níbi ibẹ̀ bí mo ṣe fẹ́ràn ohun ọ̀ṣọ́ sí ni. Èmi jẹ́ gẹ́gẹ́ bí ẹnìkan pé tí mo bá tẹ̀rí obìnrin tí ẹ̀ lò ohun ọ̀ṣọ́, èmi máa bi pé kí ló dé? Ẹ̀lòmíràn ni ẹ, ẹ inú ohun ọ̀ṣọ́sí tá wọ́n ń lọ torí àwọn ẹlòmíràn máa wá sí ibi pé tọ̀, ẹ má lò ohun ọ̀ṣọ́ o. Ohun ọ̀ṣọ́ kò da fún ènìyàn. Kìníkàn kìníkàn àwọn ẹlòmíràn láyé síyìn, ẹ̀ mọ̀, oríṣiríṣi ìgbàgbọ́ ló ti wà. Wọ́n ni ẹ pé Satani láti inú omi, àwọn ló ń ṣe ohun ọ̀ṣọ́. Àwọn ọjọ́ kọ̀ọ̀kan wà bẹ́ẹ́ tó jẹ́ pé ǹkan tó ń sọ fún ọmọ ọjọ́ wọn ni. Àá! Tí irú wọn ni bá tẹ wá torí mo ní irú wọn ní oníbàárà gan, bá wá sọ̀dọ̀ mi, wọ́n bá fẹ́ fi wọ́n ṣe, yeye in ni, à! Bòoní iwọ wá ṣe etí kalẹ̀ yìí, ẹyin ẹ̀ lò ohun ọ̀ṣọ́ ni. Ṣé ẹni tí ò lò ohun ọ̀ṣọ́ tẹ́tí náà làní kó lo ohun ọ̀ṣọ́ ti iyẹ̀ṣẹ̀ àbí kó gbé ti tọrùn sí? Rárá, wọ́n bẹ̀rẹ̀ sí í sọ wí pé ẹ kò dá, ẹ̀ṣẹ̀ ni, ìgbà kan, àtọ̀, ó da o. Kò sí i yọnu. Ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ènìyàn kó dà bó jẹ́ irú oníbàárà mi gan ló ń ṣe ọjọ́ òbí àbo bí wọ́n ń ṣàṣeyẹ pé èmí ó fún un ní ẹ̀bùn. Ohun ọ̀ṣọ́ lèmi máa ń fún wọn torí pé èmi gan ń ta ohun ọ̀ṣọ́ lóríṣiríṣi. Ọkọ mi náà máa ń lo ohun ọ̀ṣọ́ ṣẹ ti ẹ rí tẹ́tí. Ìgbà mìíràn á lò tí a bá lọ sí òde àríyá. Èmi ìyàwó náà sì fẹ́ràn rẹ̀ gan. Àwọn ọmọ mi gbogbo ni mo ní ohun ọ̀ṣọ́ fún wọn lóríṣiríṣi. Èyí tí wọ́n bá lọ, tí wọ́n á máa lò, tí wọ́n lọ òde àríyá, èyí tí wọ́n lọ sí ilé ìwé títí ilé ìwé etí lásán ló wà àti ti tọrùn. Ẹ̀hìn tí wọ́n bá ti dé, ń yọ tí èyí tí wọ́n gbé mú lọ torí ọ̀tọ̀ lè yi tí wọ́n máa lò ní ilé. Ẹ̀hìn, ohun ọ̀ṣọ́ dáa fún ènìyàn láti máa lò. Paapaa jù lọ obìnrin torí pé ìgbà kan, ẹ́, èmi tó máa ń gbà àwọn ènìyàn níyànjú, tẹ ba ró ohun ọ̀ṣọ́, ẹ máa rà gidi. Kì í ṣe pé kí ẹ máa ra pọ́kú ló wẹ́. Ìgbà kan tí owó sá fẹ́rẹ́ ní ọwọ́ mi, ohun ọ̀ṣọ́ mi ni mo tà tí mo fi kún owó ọjà mi. Toye pé owó, owó ní owó ọjà mi mo lò fún nnkan mìíràn tí mo rò pé owó ni ó tètè yọ jáde ni, tún yóò sì yọ jáde. Ohun ọ̀ṣọ́ mi méjì ni mo tà. Ẹ máa wò, méjì péré ni mo tà tí owó ọjà mi tó sì yọ padà torí pé ǹkan gidi ni. Ohun ọ̀ṣọ́ dàbí investmenti ni fún àwọn ènìyàn láyé síyìn torí ayé ti di ayé ọlà jù. Tẹ ba rí ohun ọ̀ṣọ́ tuntun lé mi ní ọjà lọ́dọ̀ àwọn málá torí àwọn málá yìí ni mo lè sọ pé wọ́n ń ta gidi tí à ń pè ní góòdù. Tẹ ba padà lọ ní ọjọ́ ọjà tí ń bọ̀ wípé à, ẹsẹ̀ ẹ tún tà, ẹ rí i pé owó ti gun orí ẹ bẹ́ẹ̀ ló ṣe rí. Ná lèmi fi máa ń rà ohun ọ̀ṣọ́, yàtó sí pé mo fẹ́ràn rẹ̀. Ohun ìdí nìyẹn tí mo tún máa fi ń rà.

Bí mo ṣe máa rí àrídájú wípé ọjà mi dára? À, ó pọ̀ gan o. Torí pé èmi gẹ́gẹ́ bí ènìyàn mi ń ra ọjà rádaradára láti ibi tí mo bá ti lọ ra ọjà mi wá. Èmi ń ra nǹkan fake, nǹkan original lẹ̀mí máa ń tà ní tètè mi. Àwọn ènìyàn mọ̀ mí. Èmi jẹ́ gẹ́gẹ́ bí ẹni kan tó ń tajà tó jẹ pé èmi èyí bẹ́ ènìyàn kó ra ọjà tí ó bá ra ọjà lọ́wọ́ mi tí ó bá wò pé owó rẹ̀ bá pọ̀ jù mo bá ti sọ yí fún ọún, mo bá ti ní kí ń dì ọ́ tí mo ti sọ yí, tí ń dì ọ́ tí mo ti sọ yí fún ọún, tútù ni ń dì ọ́. Èmi ò lè sọ̀rọ̀ mọ́, torí mo mọ nǹkan ìwúlò ọjà mi bí ó ṣe pẹ́ sí àti bí ó ṣe jẹ́ original sí. Pápá ìjúlọ̀ èmi tí mo bá fẹ́ ra ọjà èmi ń ra ọjà tọwọ́tọwọ́ wá fún àwọn oníbàárà mi pé kí n tọ́ ta. Rárá o, ilé iṣẹ́ tó ń ti ṣe ọjà, tó ń ti ń tà nǹkan bóyá mo fẹ́ ra bàtà, èmi ń rà lọ́dọ̀ àwọn tó ti lọ ra ní ilé iṣẹ́. Èmi ní àwọn phone number àwọn ilé iṣẹ́ tó ń kó ọjà fún mi ni. Kì í ṣe pé èmi ń ra ìrakura. Nípasẹ̀ bẹ́ẹ̀, màá mọ̀ pé ọjà mi, ọjà mi ló dára jù. Ó jẹ́ ọjà tó jẹ pé èmi máa ń fi ara mi yan gan nínú ọjà nínú mi láàárín àwọn gbogbo àwọn táǹjọ̀ tájà. Àwọn náà sì máa ń sọ èmi àti ọ̀rẹ́ mi nìkan la máa ń lọ sí ilé iṣẹ́ lọ kó ọjà. Àwa èé lọ sí àárín ìjà pé a travel lọ ìlú kan bí China pé a lọ kó. Rárá o, a lò ilé iṣẹ́ wọn gangan láti lọ kó ọjà. Àti pasẹ̀ bẹ́ẹ̀ tí ń bá ń tà, tí mo bá rí tí ń bá ń tà, ó máa ń di owó. Ní náà ni àwọn ọ̀rẹ́ mi, ẹ́hẹ̀n, àwọn tó ń ta rú ọjà mẹ́wàá bá mi pé à, ọjà tí ń tà yìí ò yẹ pé ó ti ó di owó o. Wípé tí ta wọ́n jù bẹ́ẹ̀ lọ. Bóyá kí n tún ta fún àwọn, káwọn náà lè rí i tà. Ẹ̀hẹ̀n, àwọn tó mọ̀ mí, àwọn oníbàárà tó ti bá mi rajà àwọn máa ń ròyìn bí ọjà mi ṣe dára tó fún àwọn oníbàárà tuntun. Bí àpẹẹrẹ ní ọjọ́ kan ní ọ̀sẹ̀ tó lọ, arábìnrin kan wọ inú ìsọ̀ mi wá. Ó fẹ́ ra báàgì, báàgì àwọn obìnrin, àwọn àgbẹ̀ pọ́wọ́ yẹn àti bàtà gbogbo e. Ó ní àwọ̀ kọ̀ọ̀kan náà. Ó wá ṣàyẹ̀wò ó, ó sọ yẹ́, ó béèrè ye báàgì ẹ́hẹ̀n, báàgì àti bàtà yìí. Mo sọ yí ẹ̀ fún un. À, ó ní à, wípé ọjà mi wọ́n o. Kí ni? À, mo ní tọ̀. Mo ní báwo la wá ṣe? Ó bá ni èló ní fún òun jalẹ́. Mo bá sọ iye tí ń fún un jalẹ́ oba ni a ó ń ṣì dúró ẹ̀ lọ́dọ̀ ọmọ íbò kan o. Òun kàání kóhùn wá sínú ọjà yìí ló ń fi rí ìsọ̀ mi. Ó wá wò pé ó yẹ kí n lè di òun. Mo ní kó padà lọ́dọ̀ ọmọ íbò nì kó lọ rajà. Ǹkan tí mo sọ fún ni. Oníbàárà mi tó wà bẹ́ẹ̀ ló ní, à, tọ̀dọ́ ọmọ íbò ó yàtọ̀ sí tọ̀dọ̀ ìyá yìí. Tọ̀dọ̀ ìyá yìí nǹkan original náà ló ń tà. Èmi èyí fọ́ ẹnu wípé à, ẹ wá o. Ẹ̀hẹn, ọjà mi kí n ní ká. Ọjà mi ló máa ń sọ̀rọ̀ nípa mi. Náà ni èmi fi kó ọjà tí ò bá ti ní pé mi àbí ọjà tí yóò ba ara mi jẹ́ tí yóò burúkọ̀ mi jẹ́. Èmi ò kó sórí igbá. Ọjà tí ó mú mi ní tẹ̀síwájú. Torí àwọn ènìyàn tí mọ̀ mí sí ẹni tó máa ń kó ọjà dáadáa, ọjà gidi wá. Èmi ò kó nǹkan fake wà sórí ọjà tẹ̀le.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà àti pé fìlà tí mo ní ò pé oríṣiríṣi. Ìgbà tí òòrùn bá yọ ni èmi máa wọ fìlà ní ọ̀pọ̀ ìgbà torí tí òòrùn bá ti yọ, mà á fẹ́ wọ fìlà kó lè bo orí mi. Torí pé tí òòrùn ẹ̀wọ̀n bá ti ṣe sí mi lórí, ori máa ma tami àti pé ní ọ̀pọ̀ ìgbà òòrùn yọ, òòrùn o yọ, mo máa fẹ́ wọ fìlà. Debí pé mo ní fìlà pẹ̀lú tó ní oríṣiríṣi àwọ̀, kì í ṣe fìlà ẹyọ kan ni mo ní. Mo ní èyí tó ń dé síwájú bí i bentigọ́ọ̀, mo sì lè yìí tó jẹ pé èèyàn lè dé. E mọ̀ pé bí i ti bentigọ́ọ̀ yẹn o pé oríṣi méjì; ani ti t'ọkùnrin, ani ti t'obìnrin, ani t'ọmọdé náà lọ́tọ̀. Ti t'ọkùnrin yẹn, ọkọ mi ló ní ti t'ọkùnrin, èmi mo máa ń dé ti t'obìnrin. Èyí tí èèyàn sì máa ń dé bí i akẹtẹ náà, mo ní òun náà. Pápá jùlọ tí mọ bá fẹ́ lọ ìrìn, mọ máa ń mú irú ti akẹtẹ yẹn lọ́wọ́ torí pé torí ó ò rùn tó iyan rí káàkiri inú ọjà kó òrun máa ma ṣe sí iyan lórí. Ìgbà mìíràn èèyàn rí pé tí èèyan o bá dé fìlà tí òòrùn bá yọ tí èèyàn jáde, òri o kan máa fọ́ eeyan ni àti pé pàápàá bí èmi kan tí n bá dé fìlà tí òòrùn sì yọ, mà á láàgùn sí gbogbo irun mi tí gbogbo irun mi ó tutù. Te bá rí mi gan-an, omi, ẹ̀ agún ó máa já láti orí mi, ibi irun mi sí aṣọ mi. Ẹ rù pé wọ́n da omi sími lára ni. To jẹ́ pé àti pàṣẹ bẹ́ẹ̀, orí ó máa ta mí, orí máa ma ta mí gan-an ni. Mà á ti-- àti ọjọ́ yẹn ni mo ti bẹ̀rẹ̀ síi lo fìlà. Pápá jùlọ àwọn ọmọ mi náà, won fẹ́ràn fìlà dídé torí pé awon aṣọ mi mìíràn tí mo bá rà, fìlà máa ń ba wá. Àwọn ọmọ mi náà, aṣọ mi tí mo bá rà fún aṣọ àwọn ọmọdé, fìlà ni ó ba wá. Àti pé ìgbà mìíràn mo máa ń sọ fún-- mo máa ń gba ọ̀rẹ́ mi níyànjú èyí tó sì ń wo ọmọ lọ́wọ́ kó máa dé fìlà torí ooru àti pé kó máa dé fìlà fún àwọn ọmọ torí ooru àti pé tí òtútù bá mú, ẹ mọ̀ pé kò da kí òòrùn kó pa, kí òòrùn kó pa àwọn ọmọdé ní orí. Ó jẹ́ pé orí wọn a ṣe sí òòrùn, òòrùn máa ma na. Èmi ò fẹ́ irú nǹkan báyẹn náà, mo fi fẹ́ràn kí màá ra fìlà. De bí i pé mo ní wọn ní àwọ̀ oríṣiríṣi. Ìgbà mìíràn gan-an ọ̀rẹ́ mi mìíràn wá lé mi, ni òun ní òun fẹ́ mú fìlà yìí, mà á ni kó máa mú lọ. Ìgbà mìíràn ìdí tí ń fi fẹ́ràn fìlà dídé ni ìgbà mìíràn náà ni eléyìí tí mo fẹ́ sọ yìí. Torí pé ìgbà mi, ẹ kan rí i pé atẹ́gùn kẹ́ẹ̀ fẹ́, tó bá fẹ́, ẹ kan rí i pé fìlà ti kúrò ní orí yin. Atégùn ó fẹ́ dà nu. Eléyìí máa ń dùn mí gan-an. Èyí tó ṣẹlẹ̀ sí mi ni pé ó jẹ́ ìgbà kan tí mo tu irun mi, mo wáa fi fìlà mo fi bo irun mi. Ìyìn tí ẹ̀ já irun lọ́jọ́ ni, tí mo fi lọ sí inú ọjà, bá tẹ́gùn yìí ṣe bẹ̀rẹ̀ ní o, atẹ́gùn yìí fẹ́ bayii, fìlà mi ló gbé kúrò. Ó kẹ́ẹ̀ fi irun mi lẹ́ẹ̀ bẹ́ẹ̀. Lori pe awon ọ̀rẹ́ mi bi pe Ìyìn tí ẹ̀ já irun kúrò nílé, fìlà tún jẹ́ ohun tó máa ń bò yẹn lásẹ rí náà. Ẹ̀hẹ́n.

Bẹ́ẹ̀ni, etí mi a, etí mi dára o, ó dára gan-an dé bí wipé ó dùn wo àti pé gẹ́gẹ́ bí ìbéèrè yi ṣe àwọn ẹni kan wà tó jẹ pé etí wọn ò dá, ó lójú tó jẹ́ pé, ó lójú àwọn ènìyàn tó wà tó jẹ́ pé etí wọn ò dá àbí kó dùn wo ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ènìyàn etí mi dára. Àwọn tí mò rò wípé bóyá etí wọn ò dáa, tí ò dára rárá ni bí i bóyá àwọn tó jẹ́ adití tó jẹ́ pé bó ṣe bí wọn nìyẹn àbí bóyá àwọn tó jẹ́ pé etí wọn bó n ṣe bí wọn ó gé bákan bí ẹni kan tí mo máa ń rí nigbà kan etí rẹ̀ gé àwọn ẹlòmíràn tó sì jẹ́ pé etí wọn ò jé pe bóyá àìsàn kan ló ń bá wọn fẹ́ra àwọn ẹlòmíi kì í si ṣe àìsàn bí ọlọ́run elédùú wa bó ṣe dá wọn nìyẹn gbogbo àwa tí ènìyàn dá àwọn mi elédùú wa dá wa ká a pé àwọn mi a á pé rárá ní, ní ènìyàn a á pé ní ara ẹ̀hen irú wọn ni yen eti máa sọ pé àwọn tí o pé yẹn etí wọn kò dára tó èeyàn ò sí le fi yọ wọ́n torí orè ọ̀fẹ́ ni èèyàn tẹ́ eeyan rí, tẹ́yẹ etí èèyàn dára orè ọ̀fẹ́ ni èèyàn rí gbá lọ́dọ̀ elédùú wa tó fi jẹ́ kí ẹti, tó fi dá eeyan pẹ̀lú etí dí dára. A rí pé àwọn tí ò ní etí dí dára yìí a ti máa gbọ́ ọ̀rọ̀ ó máa n nira fún wọn àti pé láyé isínyì tí ayé ti di o ayé ọ̀làjú ìjọba tí ń gbé àwọn ilé ìwé kalẹ̀ fún àwọn ènìyàn tó jẹ́ pé etí wọn ò dára tó jẹ́ pé àwọn tó ń kọ́ wọn náà wọ́n ti lọ, wọ́n ti lọ kọ́ nǹkan ní ìlú, ìlú òkèrè nílú òyìnbó tí wọ́n ti padà wá sílé tí wọ́n ti ń kọ́ àwọn èèyàn àwọn tẹ́tí wọn ò dára abá àwọn aláàbọ̀ ara ẹ̀hen ara àwọn tẹ́tí wọn ò dára ara àwọn aláàbọ̀ ara náà ni èèyàn ó kà wọ́n sí torí pé wọn ò pé tó jẹ́ pé wọ́n ń gbọ́ wọ́n ń kọ́ wọn àwọn tó gbọ́ ẹ mọ̀ àwọn mí wà tó jẹ́ pé wọ́n gbọ́ wọn ò lè sọ àwọn mí wà tó jẹ́ pé wọ́n lè sọ ṣùgbọ́n wọn ò gbọ́ gbogbo wọn bẹ́yẹn wọ́n ti ní ilé ìwé tí wọn lọ tó jẹ́ pé àwọn gan tí ń di bí ọ̀gá ní ilé ìwé tó jẹ́ pé àwọn náà ń kọ́ eeyan ní nǹkan tí wọ́n ń kọ ìdánwò ní ilé ìwé tí wọ́n dẹ ń kọ́ èèyàn tóri pé iṣẹ́ náà ó ti wà fún wọn ní tí ìjọba ń fún wọn ní iṣẹ́ lóòótọ́ àti tètè fún wọn ní iṣẹ́ kì í ṣe nǹkan tó rọrùn lọ títí ṣùgbọ́n ọ̀, ìjọba àwọn tó bá mọ̀ nì ìjọba tí ń lo àwọn tí ó ku díẹ̀ káto fún tẹ́tí wọn ò dára tó tó yẹ́ pé wọ́n ti lọ sí ilé ìwé ìjọba tí ń fi wọn sí àwọn àgbọn kọ̀ọ̀kan ní ibi iṣẹ́ láti máa darí torí èèyàn ò lè fi ojú wéti ẹ́ yẹn turú kí èèyàn máa fi wò wọ́n ní àwùjọ torí pé kò dára kí èèyàn bá rán wọn lọ́wọ́ kíni nǹkan tí wọ́n fẹ́ jẹ àbí tí ìjọba ò bá rán wọn lọ́wọ́ ẹ̀hen kíni nǹkan tí wọ́n fẹ́ ṣe àbí kíni nǹkan tí wọ́n fẹ́ jẹ. Iná ni a rí pé àwọn ẹlòmíràn wà tó jẹ́ pé àwọn tẹ́tí wọn ò dára yìí wọ̀nyí fẹ́ bá wọn sọ̀rọ̀ àbí wọ̀n í fẹ́ bá wọn ṣe wọ̀n í fẹ́ bá wọn ṣọ̀rẹ́ èmi máa ń gba àwọn èèyàn ní ìyànjú tí ẹ bá rí pé èèyàn jẹ́ aláàbọ̀ ara ẹ máa bá sọ̀rọ̀ kì í ṣe pé ó wu ohun náà láti jẹ́ aláàbọ̀ ara àti pé tọ̀ èmi ò rò pé ìgbà mí àwọn tẹ́tí wọn ò bá dára ó máa ń jẹ́ láti inú ìdílé ni ó ti máa ń ṣẹlẹ̀ rí pé àwọn igba mí bàa bá lọ́ wo àwọn bàbánlábàbánlá wọn ẹ́tí wọn ò dára i àwọn bàbánlábàálá wọn tẹ́tí wọn ò dára ni bó ṣe ń bímọ sí ní ayé isíyìn a rí wipé bákan àwọn kan lára àwọn mọ̀nì wọ́n ṣàjọ àwọn bàbánláwọn ni tí etí wọn ò dára àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láyé isiínyìn leleyi àti pé ìjọba máa ń gbé níyànjú pé ẹni tẹ́tí rẹ̀ ò dára bóyá ọkùnrin àti ẹni tẹ́tí rẹ̀ ò dára bóyá obìnrin ẹlo mí ò ní o à òun ò gba wọ́n ní ìyànjú kí wọ́n fẹ́ra wọn ṣùgbọ́n ilé ni ò wípé wọ́n máa fẹ́ ara wọn ilé ni ò ṣe ìkíni àwọn èèyàn kan máa ń ro wípé àwọn ẹlòmíràn obìnrin ni ó ní wọn ò lè fẹ́ ẹni tẹ́tí rẹ̀ ò dára ọkùnrin ni ó so bẹ́ẹ̀ ṣùgbọ́n nǹkan tó bá wò wọ́n ká lọ kú iná ni òun ṣe kò dá kí èèyàn máa fi ojú yẹn tìrú kí èèyàn máa fi wo àwọn tí etí wọn ò dára ní àwùjọ.

Bẹ́ẹ̀ni, mo ní ètò ààbò kọ̀ǹpútà lórí kọ̀ǹpútà mi, torí ètò ààbò kọ̀ǹpútà orí kọ̀ǹpútà ẹ̀yẹn náà ni ó wà. Kì í ṣe ǹkan tí ó lè wà ní orí fóònù. Baṣẹ nií ti kọ̀ǹpútà la ní ti torí fóònù alágbèéká wa. Ètò ààbò kọ̀ǹpútà ó jẹ́ ǹkan tó jẹ́ pé ó da gẹ́gẹ́ bí àwọn ènìyàn tó ń lo kọ̀ǹpútà, èmi gẹ́gẹ́ bí ènìyàn tí mò ń lò, mo ní. Torí wipé tí ìyọnu bá ṣẹlẹ̀ bí virus kò ní lè wọ orí kọ̀ǹpútà mi. Ó ní ìgbà kan tó jẹ́ pé mi mọ̀, ìgbà yẹn mo sẹ́ ń lo kọ̀ǹpútà ni tí mi mọ̀ wípé tí ẹ̀yẹn bá ń lo, ó yẹ kí ẹ̀yan máa gba kí ẹ̀yan fi ètò ààbò si. Ẹ̀mí kan lò ó ní, "á ìgbà yẹn ó dùn mí bí virus ṣe wọ ìbẹ̀ nìyẹn o. Gbogbo ǹkan tí mo ní níbí bẹ̀ bin ṣe rimọ ni, mi ò lè wọ inú àwọn kìíníyen mọ́. Tọ́ yepe àwọn sáìtì yẹn ó ń fún mi ní ìdojúkọ gan, mi ò lè wọ inú ẹ̀ mọ́. Ó dùn mí gan nígbà yẹn torí pé ó ti ẹ̀ ní ǹkan tí mò ń ṣe lórí rẹ̀ tí mo ti sanwó fún. Kílàsì yẹn tó jẹ́ pé mi ò ní, mi ò lóre ọ̀fẹ́ láti padà máa ṣe ǹkan tí mò ń ṣe mọ́." A ti gbá yẹn, ni mo ti kọ̀ wípé tí ẹ̀yan bá ra kọ̀ǹpútà kí ẹ̀yan fi ètò ààbò si. Pàápàá jùlọ ètò ààbò orí kọ̀ǹpútà ò pé oríṣiríṣi. Òrí ẹ, mo máa ń sọ elénìí fún, èmi máa ń ṣe elénìí. Ǹkan kéje, ètò ààbò kejì ni pé ẹ máa fi páswọ́ọ̀dù sí orí kọ̀ǹpútà yín. Ẹ̀mí máa ń fi páswọ́ọ̀dù sí orí kọ̀ǹpútà mi. Sẹ́rí iṣẹ́ ibi iṣẹ́ mi, àwọn iṣẹ́ tó ga mi gbé fún mi tó wà lórí kọ̀ǹpútà mi, páswọ́ọ̀dù ọ̀tọ̀ ni mo fi sí. Lẹ́yìn èmi kò sí ẹni tó mọ páswọ́ọ̀dù nìyẹn. Ètò ààbò kan tú lé lé ní. Iṣẹ́, bóyá fọ́tò àwọn ọmọ mi, fọ́tò ọkọ mi, fọ́tò gbogbo ìdílé mi, ó ní ibi tí mò ń kọ̀ sí lórí kọ̀ǹpútà mi. Ètò ààbò mo tún fi páswọ́ọ̀dù miì sì, èmi nìkan ni mo mọ páswọ́ọ̀dù ni Bí mo bá gbé kọ̀ǹpútà mi fun eyan kódà kí ẹ̀yan ji gbé, kò mọ páswọ́ọ̀dù mi, bí èmi ṣe ṣe ni. Bẹ́ẹ̀ náà mo sì máa ń gbà àwọn ènìyàn ní ìmoran pé, "tẹ bá ra kọ̀ǹpútà lónìí, ẹ máa fi ètò ààbò sí" Ètò ààbò ṣe kókó tó jẹ́ pé ìgbà mìíràn gan tí ẹ̀yan bá, tí ẹ̀yan bá wọ inú ilé yan pé, "à kó dá ká ẹ̀yin, ó kàn fẹ́ tẹ kọ̀ǹpútà yín, kò ní ní ore ọ̀fẹ́ láti tẹ kọ̀ǹpútà yín. Ó gbọdọ̀ bẹ̀rẹ̀ páswọ́ọ̀dù." Bẹ́ẹ̀ ni mo màá fi ń gbà àwọn ènìyàn ní ìyànjú. Tẹ bá ti ra kọ̀ǹpútà, ẹ fi páswọ́ọ̀dù sí i kí ó ṣe pé gbogbo ẹ̀yàn ẹ̀hẹ̀ẹn tó bá ti wá ló lè tẹ kọ̀ǹpútà yín. Elénìí ò dára torí pé kọ̀ǹpútà jẹ́ bí, jẹ́ bí ibi àṣírí ni. Torí ẹ pé ẹ̀yan ń fi àwọn dọ́kúmẹ́ǹtì, àwọn fáìlì kankan ẹ̀yan ń e fi pamọ́ sí orí rẹ̀. Ó jẹ́ ilé ìpamọ́ kan torí ayé ti di áye olájú. A à lọ pósítọ́fíìsì, wipe a lo pa fáìlì mọ́, àbi áà lo n fi ǹkan pamọ́ síbẹ̀ mọ́. Orí kọ̀ǹpútà ni gbogbo ẹ̀ la ń ti ṣe níìsín.

Iye ìgbà tí mò ń lo fóònù mi lójoojúmọ́, ìn lè ká o. Aà mi lè ká, irọ́ ó dá. Mo bá sọ iye ìgbà kan, pé bóyá ìgbà méjì àbí ìgbà mẹ́ta ni, irọ́ mo pa. Ootọ ọ̀rọ̀ ló sì dáa jù. Èmi ò lè ka iye ìgbà tí ń lo fóònù mi lójoojúmọ́ torí fóònù mi jẹ́ bí ọ̀rẹ́ mi ni. Ǹkan tí mà ń lò ní sẹ́jú sẹ́jú ni. Ẹ̀hẹn, i-- àsìkò tó jẹ pé mí fẹ ì lo fóònù mi ni àsìkò tí mo bá wà nílé ìdáná, tí mo bá ń dáná. Torí wọn àwọn èèyàn ń gbà wá níyànjú, pàápàá jùlọ àwọn onímọ̀ ìmòye. Wọ́n sọ wipé táa bá ti wà nílé ìdáná, táa ń dáná ta ka má má lò fóònù wa torí ai lè mọ̀, fóònù wa lè lọ dún, ẹ̀yàn lè lọ pe wa sórí ẹ́. Táa bá sì ti gbé ìjàmbá iná, òun na ni ó ṣẹlẹ̀ torí àìmọ́ye àwọn ènìyàn ìròyìn tó ti gbòdekan wípé ẹni tó àwọn tó ń lo fóònù nílé ìdáná, wọn kú bó ń ṣe jó'ná torí ayé ti dọ̀lá, ayé ọ̀làjú. Ayé àwọn bàbá ńlá wa ni wọ́n ń lo igi ìdáná tí wọ́n fi ń dáná. Lóòótọ́ na a ṣì ń lo igi ìdáná táa ń fi dáná láyé ìsín yìí. A fi a-- ìdí-- ìgbà táa máa ń lo igi ìdáná ni àsìkò àṣeyẹ́ táa bá ń sè náwó. Ìgbà mi gan ai lo igi ìdáná torí àwọn gáàsì ńláńlá ti wà fún àwọn aláṣeyẹ́. Iná làá sì ń lò nínú inú ilé. Torí náà l'awọn èèyàn fi máa ń gbà ẹ̀-- àwa, àwa obìnrin ní tó jẹ pé mí ò ní tẹ́ àbí mi ṣe nǹkan kan lórí ẹ́ torí èmi gẹ́gẹ́ bí ènìyàn, fóònù mi èmi máa ń fi ṣiṣẹ́ ni. Kì í kan ṣe pé mi ń lo fóònù lásán, pé bóyá ǹkan fi ń pè é. Rárá o, fóònù mi ilé iṣẹ́ mi ni torí mò ń ta àwọn ọjà lórí fóònù mi. Táwọn èèyàn bá sì ti rí èyí tó wù wọn lára ohun èyí tí mo gbé sí orí íńtánẹ́ẹ̀tì, tí mo pósìtì sórí íńtánẹ́ẹ̀tì, t'an bá ti rí èyí tó wù wọn, táa p-- t'an pè mí torí fóònù nọ́mbà mi wà níbí ibẹ̀, táa bá ti sọ̀rọ̀, a! T'an sanwó, èmi ó fi ọjà wọn ránṣẹ́ sí wọn. Èmi ò ní ìgbà tí mò ń lo fóònù mi. Ìgbà tí mí lè sọ iye ìgbà tí mò ń lo fóònù mi lójoojúmọ́. Ìgbà tí mo bá tun rí pé mí ò lo fóònù mi, a jẹ́ pé ò ru ni. Ìgbà mi gan l'óru, mò sì ń lo fóònù mi lọ́wọ́, pàápàá jùlọ. Èmi gẹ́gẹ́ bí i ènìyàn, mo lè, mo lè wo fíìmù lórí fóònù mi tí ń bá ṣiṣẹ́. Mo lè máa ṣiṣẹ́ lórí fóònù mi, mo lè máa call lórí fóònù mi. Kò sí nǹkan tí mi o le ṣe lórí fóònù mi. Torí náà ni mi n fi lè sọ iye ìgbà tí mo máa ń lo fóònù mi lójoojúmọ́. Ṣé èmi tó ti ẹ jẹ́ pé ìgbà míì báyìí ọ̀gá mi ò ní sọ̀rọ̀, yóò kan fi iṣẹ́ ránṣẹ́ sí mi láti ibi iṣẹ́ sórí fóònù nígbà mi tí m bá lọ ibi iṣẹ́? Wipe kì n ṣe. Ẹ ri pé gbogbo ìgbà l'èmi sì máa ń wo méèlì mi torí méèlì mi orí fóònù mi ló wà. Èmi ṣì ní méèlì oríṣìíríṣìí. Méèlì ti ibi ilé ìtajà mi ọ̀tọ̀, méèlì ti ibi ọ̀gá mi ní ibi iṣẹ́ ìjọba tí wọ́n tún ń ṣe ọ̀tọ̀, méèlì tó jẹ pé tó wà lórí, ẹ́ n, íńtánẹ́ẹ̀tì tó jẹ pé tí àwọn èèyàn bá fẹ́ rajà lọ́wọ́ mi, eléyun náà ọ̀tọ̀ ni. Bẹ́ẹ̀ ló ṣe rí. Ì n lè ka iye tí mò ń lo fóònù mi lójoojúmọ́.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ kúkú mọ bí a tí ń ṣe ìrànlọ́wọ́ àkókò kí Ọlọ́run obá, kó ṣá anú wa ni. Nítorí ilé ayé ta wà yìí, ó ti di ilé ayé ẹgẹ́. Ó ń ká lókun wa, ǹkan tí ó jẹni, kí Ọlọ́run má je à pàdẹ́ ohun tí ó jẹ wa. Èmi gẹ́gẹ́ bí ènìyàn, mo fẹ́ràn láti máa ṣe ìrànlọ́wọ́ fún àwọn ènìyàn. Kì í ṣe pé mò ń fi yinra mi àbí bóyá mò ń fi ṣe gbéraga. Oṣooṣù ni mo máa ń ṣe ìrànlọ́wọ́ fún àwọn ènìyàn. Ẹ mọ̀ pé èmi tó yẹ pé oṣooṣù mò ń ṣe ìrànlọ́wọ́ fún àwọn ènìyàn. Eléní ò ṣọ wí pé kó oṣù tó parí, tẹ́lẹ̀ ò mi mọ̀ á bá, kó máa bá mi ní ìsọmi àbí nílé mi pé kí n ṣe ìrànlọ́wọ́ fún òun. Kò sí ọjọ́ òun, gbogbo lọ ṣe náà ni. Nítorí pé tí Ọlọ́run bá ti fún wa ní jíjẹ, ẹni tó bá wá jíjẹ àbí nǹkan mìíràn tó bá wà lápá ìkáwọ̀ wa ká ṣe fún un. Nítorí sé, inú dùwà lo fi dára, ló ju jíǹkẹ́ wa. Kì í ṣe pé ẹni tó ń tọrọ iná, ó mọ̀ mọ̀ ló fi ń tọrọ. Kò rí bẹ́ẹ̀, òun náà ń wá ìrànlọ́wọ́ ni. Pápá jùlọ ó ní àkókò kan tó yẹ pé ọ̀kan lára àwọn òṣìṣẹ́ mi, ó wá bá mi. Olúwo ń fẹ́ ìrànlọ́wọ́, pé, ẹ́, láńlẹ dí òun, ẹ̀yà onílé, ilé tó ń yá gbé, ó ti wá bá òun pé kí òun kó jáde. Mo ní kó kó jáde bí b'áwo. Kí ló ń ṣẹlẹ̀? Kí ló lè tó bẹ́? Ó lọ̀ wòún jẹ́ ní owó ni pé òun ò tíì san owó fun ní ọdún yìí. Owó ilé òun sì ti parí, tó yẹ kó òun sọ fún ìyá ni. Òun sì ń sọ fún pé kó ní sùúrù, kó ní sùúrù àti pé òun ò jẹ́ ní owó rí, pé kó ń san fún un. À, ìgbà tó ọmọ òṣìṣẹ́ mi yìí wá bá mi ló bá ni pé kí n jọ́, kí n ṣe ìrànlọ́wọ́ fún òun. Pé ìrànlọ́wọ́ tó ń tẹ́ ẹ fẹ́ kí n ṣe fún òun ni pé owó oṣù òun, èyí tó òun ò tíì ṣe, máa san owó oṣù bí méjì sí i, t'á pé mẹ́ta tí ó fi kó, tí ó fi lè pé ojú owó oye tó fẹ́ san fún ẹni tó ìyá onílé ibi tó ń yá gbé. Mo wá ní, a, kó sì wà lá. Ṣùgbọ́n eléyi tó wá fi gba owó oṣù rẹ yìí tó fi fún, tó fi fún ìyá onílé, màá fún ọ ní owó tó yẹ pé mi ò gba lọ́wọ́ rẹ mọ́. Mo yań da ẹ fun láti inú ọkàn mi, mo fi fún ẹ. Wà á lọ fún ìyá onílé tí wà á fi san. Bẹ́ẹ̀ ni mò ń ṣe ràn ní ọwọ́. Ó jọ́ ní ìgbà kan náà tí ọ̀kan lára àwọn òṣìṣẹ́ mi tí ara rẹ̀ ò yá. Ìgbà lára rẹ̀ ò yá, mo ṣàrìnle pé ó pè mí. Olúwo onílé wa bí iṣẹ́ nǹkan tó sọ ni. Ó sọ fún mi pé ara rẹ̀ ò yá. Bí ó ṣe sọ fún mi, mo ní à, kò sì yọ̀ ni, kò sì wà lá. Mo ṣàbí, mo ní ṣé ò sì yọ̀? Ní ìṣe pé o ti sọ fún mi tẹ́lẹ̀. Ó kọ̀ pè mi lójijì pé òun onílé wa. Bá olúwo ń rí i, òní kò sì nǹkan pé òun kàn fẹ́ sùn ni ọ̀nà tọ̀. Ara náà ń fẹ́ ìsinmi. Èmi sì jẹ́ ènìyàn ọ̀gá tó jẹ pé mò máa ń, mo mọ bí ara èèyàn ṣe rí. Tí mo bá ti rí pé ń rẹ òṣìṣẹ́ mi, màá ní kó lọ sìn ín. Bẹ́ẹ̀ ni èmi ṣe rí. Èmi fi iṣẹ́ mi, mi fi pa ènìyàn lára. Nígba tó wá yá, lẹ́yìn ọ̀kan lára obìnrin tó ń bá mi ṣe iṣẹ́ ló bá náà. "Ọ̀gá, ẹbí ara alágbájó ò yá ni. Í pa ara arákùnrin ni ò yá ni." À, mo ní lára rẹ̀ ò yá báwo? Ó bá mi sọ̀rọ̀ wòó sọ nǹkan kan fún mi. Ìgbà táa tí ń lọ wò onílé ni wọ́n bá sọ fún mi pé ó wà ní ilé ìwòsàn. Ìjẹ́ kí ló ṣe? Wọ́n ní wọ́n fẹ́ ṣe iṣẹ́ àbẹ̀ fún un. Ọjọ́ na, owó tí mo dá lé, owó gbọgbọyìn ni. Bí ó tọ́ mi ì lé, ẹ rí i pé, mi ò lè ró i pé màá dàrú owó onílé lọ́jọ́ ni. Ìrànlọ́wọ́ tí mò lè ṣe lákòókò yìí, ìrànlọ́wọ́ kíákíá tí mò lè ṣe, iná ni mò ń ṣe fún un. Ìnú mi sì dùn sí i torí pé gbogbo ìgbà tí mo bá ṣe ìrànlọ́wọ́ fún ènìyàn tó jẹ́ ìrànlọ́wọ́ àkókò ni eledùwà náà ló máa ń bùn kún emi ná. Ni òun ò ní ara tí ń jẹ ẹni lérò.

Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn o. Mo máa ń lọ sí ilé ìjọsìn dáadáa. Èmi nítèmi gan-an ẹméjì láàrín ọ̀sẹ̀. Kó tó di ọjọ́ ìsinmi gan-an, mo máa ń lọ sí ilé ìjọsìn torí mo jẹ́ ọ̀gá akọrin. Èmi mò ń kọ́ àwọn-- èmi mò ń dárí àwọn akọrin. Màá kọ́ wọn lórin tuntun ní gbogbo ọjọ́ àlàmísi tí mo bá ti kúrò ní ibi iṣẹ́ odi ilé ìjọsìn àti ọjọ́ ìsinmi, ọjọ́ Sunday, màá lọ sí ilé ìjọsìn. Èmi e ṣùn ilé ìjọsìn. Èmi ẹ fi ṣeré. Kì í ṣe nǹkan tí mo máa ń fi ṣeré rárá. Pàápàá jùlọ, ìdílé onígbàgbọ́ ni mo ti wá. A ní àwọn ẹlòmíràn tó jẹ́ pé ìdílé mùsùlùmí ni wọ́n ti wá, tí wọn a lọ sí ilé ìjọsìn ti wọn. Ṣùgbọ́n èmi nítìtèmi, ìdílé onígbàgbọ́ Kristẹni ni mo ti wá. Ó di dandan kí n lọ sí ilé ìjọsìn. Ìgbà mìíràn tí mi e lọ sí ilé ìjọsìn, bóyá ó rẹ̀ mí, mo ti ṣiṣẹ́ ṣiṣẹ́, bóyá ọ̀gá mi wá sọ fún mi pé kí n tún ṣiṣẹ́ nílé, tọ́ọ̀gá mi tún fún mi ní iṣẹ́ tí mò lè máa ṣe nílé. Tóbá rẹ̀mí gan an, mi ni lọ sí ilé ìjọsìn. Ìgbà mìíràn tún ṣi ṣẹ́ pé kò rẹ̀ mí lọ-- kò rẹ̀ mí, mi kàn fẹ́ lọ sí ilé ìjọsìn. Ṣùgbọ́n má tí lọ, màá ti lọ kọ́ àwọn akẹgbẹ́ mi ní orin. Ẹ̀hẹn, èmi máa ń lọ tẹ́lé yẹn. Èmi e fi ilé ìjọsìn ṣeré torí pé ó jẹ́ ibi tó jẹ pé tí mo bá lọ, mo máa ń bá Ọlọ́run elédùùà sọ̀rọ̀. Mo máa ń bá Ọlọ́run sọ̀rọ̀. Gbogbo ǹkan tó ń dùn mí lọ́kàn ni mò ń máa sọ fún Ọlọ́run. Gbogbo ǹkan tí mo fẹ́ ni mò ń máa sọ fún Ọlọ́run kó lọ́run gbàdúrà mi. Gbogbo è ní mo máa ń ṣe. Ìgbà mìran gan an, ṣémo pé ilé ayé yì, ó má ń jẹ́ bí pé ọlọ́run dán wáwò. Àwa gẹ́gẹ́ bí ènìyàn. Èmi gbàgbọ́ wípé ọ̀pọ̀ ìgbà èmi gẹ́gẹ́ bí ènìyàn gan-an, Ọlọ́run máa ń dán mi wò torí pé ó ti lé bí ọdún mélòó sẹ́yìn tí mo ti ń gbàdúrà ń kan látọ̀dọ̀ Ọlọ́run kí Ọlọ́run ó ṣe fún mi, kí Ọlọ́run ó ṣe fún mi. Ìgbà mìíràn máa wá jókòó, màá ní, "A! Mò ń lọ sílé wo ilé ìjọsìn dédé?" Ìwà mi, hin ni wà burúkú. Ìgbà mì ma kàn wò pé ṣé mo-- àwọn tó ní-- tólorun ti ṣe irú ǹkan báyìí fún, ṣe wọ́n dà jú mi lọ ni? Kì í ṣe pé wọ́n dà jú mi lọ. Àwọn ẹlòmíràn gan e ọ sí ilé ìjọsìn tó jẹ́ pé ǹkan tí wọ́n ń gbàdúrà fún wọn ti rí. Ṣùgbọ́n ọjọ́ kan lọ́ko mi ní, "Hà, kí í ṣe pé à-- kí í ṣe pé à-- torí pé mò ń lọ jí ilé ìjọsìn, Ọlọ́run ò gbọ́dọ̀ dán mi wò ni?" Ẹ̀hẹn, gẹ́gẹ́ bí onígbàgbọ́, èmi mọ̀ wípé Ọlọ́run máa ń dán wa wò lọ́nà àrà, òmi wá pẹ̀lú ọ̀nà ìyanu. Èmi kan máa ń gbàdúrà sí elédùà ni pé Ọlọ́run kó máa fi àdánwò tí ó jù wa lọ kó fi dán wa wò, torí, tí Ọlọ́run bá lè fi àdánwò tó jù yan lọ tó gba sàtàní láyé láti dán yan wò, hmm, ǹkan te yan ó má wí kọ́ lé yan gẹ́gẹ́ bí Jọ̀ọ̀bù nínú Bíbúù tí Ọlọ́run gba sàtàní láyé láti dán wò. Hà, a rí i pé torí pé Ọlọ́run fún un ní oore-ọ̀fẹ́ tó fi dúró sinsin níwájú Ọlọ́run, tó fi dúró sinsin, tó bá jẹ́ pé èmi nǹkan bí alá-- bí ẹ̀eyan-- èèyàn elẹ́ ran ara yín ni, màá ti kùnà ó, màá ti kùnà torí mo tie tùn máa ń gbàdúrà sọ Ọlọ́run pé èmi ò lára àdánwò kí Ọlọ́run kó máa dán mi wò, kó máa gbá ọ̀tá láyé láti dán mi wò kó sì má jẹ́ kí àìsàn kó wọlé tọ̀ mi wá. Èmi máa ń lọ sí ilé ìjọsìn. Ilé alà-- ilé àdúrà ni ilé ìjọsìn fún èmi tó jẹ́ pé àwọn ọmọ mi gan. Tí ń bá ráyè lọ, àwọn ọmọ mi gbọ́dọ̀ lọ. Tọ́mọ àwọn ọmọ mi ò bá lọ, ọkọ mi ó kó wọn lọ. Èmi máa tún rọ àwọn èèyàn ipé kí wọ́n máa lọ sí ilé ìjọsìn. Ṣùgbọ́n ṣé ẹ rí i pé ayé ìsìn yì tó ti dé yìí, àwọn pásítọ̀ oríṣìíríṣìí ló ti wà. Àmọ́ ẹni tí ń sọ̀ tọ́mọ̀, àmọ́ ẹni tí ń sọ-- tí ń parọ́. Ọ̀nìkálùk, ayé ti dàpọ̀ mọ́ o ìgbàgbọ́, gbogbo è tí dàpọ̀ mọ́ ara wọn. Ẹni fẹ́ràn kí n má lọ ilé ìjọsìn, àti pé mo fẹ́ràn láti májó àti kọrin mo fẹ́ràn ijó jíjó gan an. Torí e ọ̀pọ̀ ìgbà tó jẹ́ pé tó bá rẹ̀mí gan, má sì fẹ́ lọ sí ilé ìjọsìn.

Èmi gẹ́gẹ́ bí ènìyàn, bí mo ṣe máa ń ya àwọn alábàáṣepọ̀ mi, ó pin sí ní ọ̀nà oríṣiríṣi. Láàkọ́kọ́ náà, ènìyàn ni mí, èmi ò pé ní ènìyàn torí eléduwa ló dá mi. Alábàáṣepọ̀ mi náà tí mò ń bá ṣe àṣepọ̀, òun naa ò pé gẹ́gẹ́ bí ènìyàn, mo gbọ́dọ̀ rí pé, ẹ, mo gbọ́dọ̀ rí àrí, ẹ́, yìí pé òun náà, ó máa ní àṣìṣe kankan, èmi náà, mo máa ní àṣìṣe kankan torí pé ẹ̀rín yẹn, èèyàn ẹlẹ́ran ara ni gbogbo wa. Láàkọ́kọ́ náà tí mo bá ri pé o jẹ́ ènìyàn tí mò ń bá ṣe àjọ jẹ́ alábàáṣepọ̀, yálà ọkùnrin ni, obìnrin ni, ọmọdé ni torí kò sí ẹni tí èmi ò lè bá ní a, a, ṣe ní alá, alá, alábàáṣepọ̀. Ọmọdé ni onílé ni àlejò ni, oníbàárà mi ni, oníbàárà mi ni yìí wà torí pé ọ̀rẹ́ ni èmi àti ẹ̀. Ǹnkan àkọ́kọ́ ni pé tí mo bá rí pé à ń, o jẹ́ olóòótọ́, ee pa irọ́, ó sì níba ìbàjẹ́, nǹkan tó bá rí wàásù, kí í ṣe gbogbo nǹkan tó bá rí ni o máa sọ gẹ́gẹ́ bí Yorùbá. Yorùbá ni kí í ṣe gbogbo nǹkan tí ẹ bá rí, tí èèyàn rí lẹ́nu ń sọ. O máa, o jẹ́ ẹ̀yàn tó ń kóra ẹ ní ìjànu À, ìru èèyàn báyẹn alábàáṣepọ̀ mi ni. Bí i pé ìwé èèyàn báyẹn à le jò jẹun, èéṣe alábàáṣepọ̀ lásán. Ó jẹ́ bí ọmọ ìyá sí mi, bẹ́ẹ̀ ni èmi ṣe máa ṣe wọ́n. Ṣùgbọ́n ẹlòmíràn tó jẹ́ pé o wà ní dí ofofo, o jẹ́ ènìyàn gidi o, ṣùgbọ́n ó ofofo díẹ̀, ó wà láára ẹ, ò máa ń sọ òótọ́ o, ẹ́, ò ń sọ òótọ́, ṣùgbọ́n ò pé ọ̀tọ̀ ni ibi tí ń fi ọ́ sí. Tó bá jẹ́ èèyàn tó jẹ́ pé èmi àti ẹ̀ ń jẹ́ ń ṣe alábá, ẹ́, aje alábá, a, alábàáṣepọ̀, àkọ́kọ́ náà tí ń, ọ̀rọ̀ àkọ́kọ́ tí èmi àti ẹ̀ bá ti sọ, tó bá ti sọ è, ọ̀rọ̀ ẹlòmíí fún mi, ọjọ́ yi mo ti wí, mo, ni màá ti fi igi gùn wí pé èmi àti ẹ̀ a lọ, a lè jọ ṣe alábàáṣepọ̀ torí pé mi ǹṣẹ́. Kí èmi àti ẹ̀eyan máa sọ̀rọ̀, kò máa sọ̀rọ̀ ẹlòmíí. Kì í ṣe pé tó bá sọ̀rọ̀ ẹlòmíí, kì í ṣe pé kò sọ̀rọ̀ ẹni ẹ̀yẹn láì dàá, rárá. Ìwọ náà dùn ẹ́ ju, kò máa sọ̀rọ̀ ẹniyan. Ní èèyàn, yìí pé à, ẹni yìí tó bá tẹ̀rí mi pé ó yà ń sọ̀rọ̀ wá ní à, "Lágbájá, nǹkan tó ṣe, wípé à, wọ́n sì fẹ́ràn nǹkan tó ṣe o." Ẹ̀hẹ́n, mo fẹ́ iru alábàáṣepọ̀ yi. Lóòótọ́ kì í ṣe pa á pé tó bá tẹ̀ fẹ́ sọ òfofo ènìyàn, wàá, "Lágbájá, bóyá o tẹ̀ ti sọ èèyàn bí ọ́, o ti sọ̀rọ̀ èèyàn bí mẹ́rin wípé à, ń ṣe dáadáa." Ọ̀, ṣùgbọ́n tó bá fẹ́ sọ̀rọ̀ ẹlòmíí, ọ̀rọ̀ bí èèyàn méjì àbẹ́yọ̀ kẹ́lọ̀kẹ́lọ̀ ni à, ìwọ ò sì fẹ́ràn nǹkan tí Lágbájá ṣe o. Ìwọ ò fẹ́ bó ṣe má ń ṣe. Ẹ̀hẹ́n, ìru èèyàn báyẹn ò lè jẹ́ alábàáṣepọ̀ mi torí pé òun ń sọ̀rọ̀ èèyàn ní dáadáa, òun ń fẹ́ dáa dé ènìyàn. Mo ní ó jẹ́ kí ń rán sí ẹnìkan, mo ní àlejò kan ńigbà kàn nínú ilé mi. Àlejò yi ò fẹ́ràn mi. Èmi dè ní yìí tó bá wá sí ilé mi fún ìgbà àkọ́kọ́, èmi ẹ́tẹ́tẹ́ bẹ́ẹ̀ lù ọ́, màá ma wẹ̀ ẹ́, màá ma wú ìṣe sí e Òun ló ń sọ fún mi bí, "À, ẹ má tí lọ tí mo, tí mo lọ ibi iṣẹ́ tí mo dé ní òní à." Ẹ́n, mo dè ẹ́, mo jí wí pé mi, mi ń sọ fún òun pé kó ń ṣiṣẹ́. Kí ni kó ń ṣe? "Ẹ dàkún, ilẹ̀ ń bẹ́ẹ̀ lẹ̀ tó lè gbá." Ìyáálé ilé ni tó ti lọ́mọ lọ́wọ́. "Ilẹ̀ ń bẹ́ẹ̀ lẹ̀ tó lè gbá." Òun á sọ fún mi pé kí n wá pì ọ́, kò máa gbálẹ̀ àbí kò máa fọ̀bọ́ fún mi. Dàkún, mo, ìgbà tó ò sí, sẹ́ mì ko ni ń ṣe fúnra mi ni, mo sọ bẹ́ẹ̀ fún un. Ìru èèyàn báyẹn, a ti gbà tó ti travel, tó ti rìnrìnàjò lọ sí òkè òkun, a ti gbá ni mi ò pé torí kí n mo fẹ́ bẹ́ẹ̀ sọ. Kí ni mo fẹ́ bá a sọ? Kò sí nǹkan tí mo fẹ́ bá a sọ. Ìwé èèyàn báyẹn kò lè jẹ́ alábàáṣepọ̀ mi. Ìgbà mí bá a káǹ jokó, abọ́ ó wà tó jẹ́ pé a fi jẹun, tí ń fi lọ, tí ń fi dé, màá bá a bọ́ níbẹ̀. Ìgbà mí gan, màá gbé oúnjẹ lọ ibi iṣẹ́. Èyí toun atọkọ mi fi jẹun, kóko mi náà tó jáde torí òun wà nílé. Kí arábìnrin yìí kó fọ̀, kò ní fọ̀ o. Tí ń fi lọ, tí ń fi dé, abọ́ ni ó wà níbẹ̀. Tí ń bá wà, ń fọ̀ bọ́, bóyá fún mi, mi, ó, ó, ó dùn, ó yéyẹ ń pè mí tí mo bá lọ̀ọ́ wò jú fún mi kí n tó dé, a ti bọ́ sí ibi ibẹ̀. Ẹ mọ bí iṣẹ́ ọmọdé, a ti ní òun fọ abọ́ ní kẹ́tẹ́ ní lè kúrò pé kó kúrò nídi abọ́ náà. Kí n tó dé láti ibi iṣẹ́ ò fọ abọ́ yìí. Ìgbà tí mo dé lọ fẹ́ fọ abọ́, èmi, ìru èèyàn báyẹn kò lè jẹ́ alábàáṣepọ̀ mi naa ní emi ì fi pè é. Mo ní nọ́mbà rẹ̀ lórí fóònù mi tó jẹ́ pé ìgbà tó ń gan ló máa ń kí mi látọjọ́ tó ti lọ. Ṣùgbọ́n pé èmi ń wá tẹ fóònù mi, kí n wá pè é, kò, kò ṣe é ṣẹ. Ìru èèyàn báyẹn kò lè jẹ́ alábàáṣepọ̀ mi torí irú wọn, won ń ṣe èèyàn dáadáa.

Lákọ̀kọ́ náà èmi ei ṣe ènìyàn tó máa jẹun ní ọ̀sán torí mi ò fẹ́ràn kí n máa jẹun ní ọ̀sán, kò sí nínú ẹ̀jẹ̀ mi. Láàlá kọ̀kan náà tí mo bá jí ní òwúrọ̀ tí mo bá ti da na, aì tètè jẹun àárọ̀ torí náà oúnjẹ ọ̀sán kì í ṣe oúnjẹ kan tó jẹ́ ǹkan gbóògì nínú ilé mi àbí pé màá wá ní mọ́ wọlé dáná lọ́sàn-án rara ò, a ò tètè, a ò í jẹun ọ̀sán. Oúnjẹ tá ń tó bá kù láàrọ̀ torí mo máa ń dáná tó pọ̀ láàrọ̀, oúnjẹ tó bá kù, iná ni, a jẹ ní ọ̀sán. Ìgbà mìíràn wà tí ó sì jẹ́ pé oúnjẹ ò ní kú, bó yá a mu coffee àbí tea láàrọ̀ àti búrẹ́dì, ẹ́hẹ̀n, búrẹ́dì tó bá kú, ìgbà mìíràn ó sì lè máa kú, iná là á jẹ ní ọ̀sán. Tàbí kí n ṣe puff puff ní ọ̀sán tàbí fish pie, ǹkan táa ń sábà máa ń jẹ ní ọ̀sán nìkan àbí kùnù, àwọn oúnjẹ tí ó ò ní agbára náà là á máa ń jẹ ní ọ̀sán àti alẹ́. Àti rí pé ṣé ẹ rí ayé ìsínyi? Àwọn dókítà tí ń gbà wá níyanjú pé ká máa gba aawẹ̀, àwẹ̀ táa ń gbà, ti wo ní ká máa gbà kí ṣe pé ká má jẹun rara o. Kì í ṣe pé a kàn jí, a bẹ́ sí ìdí oúnjẹ. A rí pé àwọn ẹlòmíì ní kété tí wọ́n bá ti jí báyìí, ìdí oúnjẹ ni wọn ò bọ́ sí. Ẹ rò pé bóyá wọ́n ti lù wọ́n láti égba lù wọ́n lẹ́gba, látijó òórùn yí pé a, o ti ò jẹun o, bóyá o jẹun láti ijẹfa oúnjẹ ni. Àwọn dókítà tí ń gbà wá níyanjú pé ká máa má ṣe bẹ́ẹ̀. Kò dáa fún, ẹ́ẹ́, ìlera wa, pé ìlera ara wa ó fẹ́ ìsinmi torí pé tí ẹ̀yẹn bá ń ṣe báyìí, ó máa fa àrùn jẹjẹrẹ. Rí pé ṣùgbọ́n ta bá ń lọ́sàn-án bóyá jẹun àárọ̀ bí aago méjìlá, ẹ mọ̀ tí èèyàn aago méjìlá àti bọ́ṣà ọ̀sán nù nii, ẹ́hẹ̀n, irú oúnjẹ báyẹn á gbé wa di alẹ́, ẹ di ọ̀sán, a ṣè jẹ da iná alẹ́. A rí pé àwọn ẹlòmíì kí wọn ì jẹun ọ̀sán, wọn ì jẹun, wọn ì jẹun àárọ̀, wọn ì jẹun ọ̀sán toye pé oúnjẹ alẹ́ ni wọ́n ń jẹ. Èmi gẹ́gẹ́ bí alára, mo wà lára wọn torí ṣe wúwo ugbà èmi máa ń fi jẹun àárọ̀, mo lè máa jẹun àárọ̀ mi, mi, ì, lọ́jọ́ mi ní aago méjì, bí irú èèyàn báyẹn ni èmi jẹ́. Èmi ẹ ṣe èèyàn tó ka oúnjẹ ọ̀sán kún. Ilé mi ìgbà tí mo fi wà lọ́dọ̀ àwọn òbí mi gan, èmi ni ń jẹ kí wọn jẹ oúnjẹ ọ̀sán mọ́ torí kí ló ń fàá ni? A jí láàrọ̀, a jẹ ìrẹsì, a jí tó bá di ọ̀sán, a máa ṣe pàápàá a máa ro àmàlà, tó bá di alẹ́ a tún fẹ́ jẹ ẹ̀wà. Kí ló dé tí oúnjẹ èlé yẹn wá ye wá jẹ ni? Àti ìgbà tí mo ti ń lọ ọ̀dọ̀ wọn tí mo ti wà nílẹ̀ kọ́ ni mo ti kàn mọ̀ máa dána ọ̀sán mọ́. Yàtọ̀ sí bẹ́ẹ̀, ohun ǹkan tí wọ́n, nǹkan tí wọ́n láyé ìsínyi, ṣọ́rọ̀ oúnjẹ ni ká sọ ni àti ra oúnjẹ nísinsìnyí. A kọ́ lọ́run ṣà lórí wa kó má já tọrọ jẹ láyé yìí. Ǹkan tí wọ́n ní ìgboro, a ti jẹun kí ìyẹn ra oúnjẹ ní ọjà kí ìyẹn jẹ ẹ́hẹ̀n àti pé ìgbà mìíràn tí àwọn òbí mi bá ń ṣe oúnjẹ bẹ́ẹ̀ ní ọ̀dọ̀ wọn, gbogbo e a tún jẹ́ ǹkan tó yẹ pé wọn á padà dàánú torí inú wọn kún. Ìpò àwọn tí fi sí àṣà àti ṣẹṣẹ́, rí pé ó di dandan o àwọn bọ́ lọ̀ dáa ná ọ̀sán. Pàápàá jùlọ nílẹ̀ Yorùbá, wọ́n fẹ́ràn kọ́ máa dáa ní ọ̀sán torí pé ó ti wà ní àṣà. Látara àwọn ayé bàbá ńlá wa, wọ́n ni àwọn ń dáa ní ọ̀sán, a bọ́ lọ jẹun àárọ̀, a bọ́ lọ jẹun ọ̀sán, a bọ́ lọ jẹun alẹ́. Ǹkan òṣìrì bẹ́ẹ̀ mú báyìí láyé yìí. Ayé ti ra ayé àìlàjú, ó ka ìlùkù ní wá ǹkan tí ó jẹ kiri, kọ́ lọ́ má já pàdé ohun tí ó jẹ wá. Débi pé ó ti mọ àwọn ọmọ mi mọ̀ lára, àwọn ọmọ mi ń bèrè oúnjẹ ọ̀sán lọ́wọ́ mi pé à, "màámi àwọn fẹ́ jẹun ọ̀sán" kò sí ǹkan kan tó jọ, tí wọ́n bá wà ní ilé olùde, wípé wọ́n wà nílé, a lọ bí, wọn lọ ilé ìwé èmi ná ò lọ ibiṣẹ́, kò sí, tí biscuit bá ti bà, ó ti di àbùsẹ́ àbùsẹ́.

A! Ó máa ń lo ẹ̀rọ ìrànlọ́wọ́ ohun o. Huh! Èmi gẹ́gẹ́ bí obìnrin, mò ń lò ó nílé ìdáná mi, mò ń lò ó lẹ́nu iṣẹ́ mi. Torí pé, pàápàá jù lọ nílé ìdáná, tí a bá ń ti dáná, ẹ̀rọ tó ń lọ ata, ó jẹ́ ǹkan tó ń ran obìnrin lọ́wọ́ gan. Kò dìgbà tí a bá lọ sí àárín ọjà, ipá náà ń lọ ata, àdá náà ń lọ ògì, ayé ti da yọ̀ làájú. Èmi ká máa ń gbàdúrà ni pé, "Lóòótọ́ àwọn tí ò ní kì í ṣe pé kó hun wọn o, wá ti ni o". Ṣùgbọ́n owo yìí náà ni ò jẹ́. Mo fi ń gbà àwọn ènìyàn ní ìyànjú wípé, kó lọ́run, kó bùkun o ní ká luku. Kò jẹ́ pé wà á lè ra ẹ̀rọ ìrànlọ́wọ́ ohun tí ó máa rán wọn lọ́wọ́ láti ṣe iṣẹ́. A rí pé èyí tó ń bá èèyàn ṣe iṣẹ́ tó ń bá èèyàn lọ́ ta èyí. Kíákíá! Èmi nílé ni, a ti bá mi lọ ata mi, mo ti so ní ọbẹ̀ ata, mo ti sè é tá fi jẹ ìrẹsì. Òye tí mo tún ní, èyí tó máa ń fọ́n omi èso. Bí i ọsàn báyìí, tí mo bá ti ra ọsàn lọ́jà, tí mo bó ìpò ara rẹ̀, bá mo bá ti ju ọsàn yìí tí mo ju sínú ẹ̀rọ ìrànlọ́wọ́ tó ń rán mi lọ́wọ́ yìí, gbó, gbó ní ọsàn yìí, pápá, pápá, pápá, iná ni ó fún, jáde fún mi. Tó jẹ́ pé iná lèmi máa mu, èmi he kan mú nǹkan tí ó boju mù, irú nǹkan báyẹn lèmi máa ń mu. Àwọn ìràn, àwọn ihu, ihò ilé ayé yìí ti di ayé ọ̀láàjú. Torí pé àwọn òyìnbó wọ́n ti ṣe ohun mèremère, mèremère. A rí pé a ní generator náà tó jẹ́ pé tí ó bá síná, a bá ti tan generator, inú ò dè. Torí ẹ pé gbogbo nǹkan tí ẹ̀nyẹn bá fẹ́ ṣe, ẹ̀nyẹn fẹ́ charge fóònù, generator tún ń gbé àwọn ìràn, àwọn nǹkan tí mò ń lò yìí. Blender là ń pè èyí tó ń lọ ata, èyí tó ń ṣe juice, juice extractor là ń pè é. Torí ẹ pé tó bá ti ṣe fún mi, mo ní nísìnyí èmi ò tún fi odó, mi ò fi gún iyán mọ́. Ǹkan tí mo tàn fún odó ṣe ni, mo bá fẹ́ gún ata, ẹhe! Tí mo bá fẹ́ gún ata, tó jẹ́ pé ata ni gbùngbùn rẹ̀ mo fẹ́ lò, mi ò fẹ́ lò ti, ti tẹ́ rọ̀, ó ti tán. Èyí tó ń gún iyán ó ti wà, kò ì ṣe ǹkan tó pa èèyàn lára. O bá ti, o bá ti bẹ ìṣú lé iná, tó bá fẹ́ gún iyán, o bẹ ìṣú lé iná tán, ìṣú rẹ jinná, o wá gbogbo ẹ̀, o kó sínú ẹ, o pẹ̀dú. Lẹ́yìn kó pọ̀, o bá fún ní ìṣẹ́jú márùn-ún, iyán ẹ ti délẹ. O bá ti jẹ ó, torí pé o, ìṣú dì, ó sì le o tó ti lọ, o lè ta ní bí èsì. A ti ta ní bí èsì, a ti lò fún. A bá ti lò fún tán, kí ló túkú? Wa pọ̀n sínú ọ̀rá. O bá ti pọ̀n sínú ọ̀rá, o bu bẹ̀ lẹ́, sínú abọ́. Ǹjẹ́ bẹ́ẹ̀ iyán délé, ǹjẹ́ bẹ́ẹ̀ rẹ́ ni Èmi tún ní èyí tó máa ń bá mi fọ aṣọ, torí èmi ò, èmi ò fi gbogbo ọwọ́ mi, kì í ṣe pé gbogbo agbára mi, èmi fi ń fọ aṣọ mọ́. Èyí tí tá aṣọ mi, mo bá ti da omi sí omi tap bẹ́ẹ̀, mo bá ti da, mo bá ti wọ inú, eẹ! Machine tó ń fọ aṣọ, washing machine là ń pè é léyii. Tó bá ti ń dùn, tí iná bá ti wà bí generator, ó bá ti ń dùn, mo bá ti bọ́ ṣẹ sí i, ló ń fọ. Kíákíá! Ni ó ń fọ. Ọ̀pọ̀ ìgbà iná lèmi sì máa ń sọ fáàní mi. Títí ẹ̀rọ ta láṣọ ni. Ó sì máa ń, lèmi máa rán àwọn ènìyàn, tọ́ ọ̀pọ̀ ìgbà, "Ẹ mú ọwọ́ yín, kí ẹ fi gbo aṣọ ẹ". Torí pé àwọn omi bí i aṣọ àwọn ọmọdé, tépú tí ta sí i àbí wọ́n ti jábẹ̀ sọ́dẹ́, ẹhn, wọ́n ti já ọbẹ̀ sáyá tó ti já sáṣọ, ẹhen. Ìgbà mí machine yìí lè máa fọ aya ni, àbí bí tépú já sínú dáadáa. Àwa láṣẹ fi ọwọ́ wa láfi fọ. Ṣùgbọ́n lẹ́yìn ilé ni, ṣé tí ẹ rí táa láṣọ ni, ó kúlò débi pé tó jò bá ń bẹ, ẹ bá fọ aṣọ yín, torí bó bá ṣe ń fọ, iná ni ó máa gbẹ, ni ó máa gbẹ. Ó bá sì ti gbẹ báyìí, gbogbo ni ara rẹ̀ ni ó gbẹ́. Torí ẹ̀rọ pé tí sá sóòrù ń, a ẹ́, tó bá tàn wò ní lẹ́kẹ̀ẹ́ rara sá sóòrù kí òòrùn ta sí díẹ̀. Ayé ti di ayé ọ̀làjú. Torí ẹ pé kó, à, èèyàn ń fẹ́ ǹkan tí ó máa rán yàn, ó mú ìrànlọ́wọ́. Gbogbo tí ẹ̀nyẹn nílò kí ọlọ́run kó pèsè rẹ̀ fún ẹ láti rà.

Iye ọjọ́ tí mo máa ń ní fún ìsinmi lọ́dọọdún ni oṣù kan. Ó kanje jẹ́ pé Ọ̀gá mi kàn wọ oṣù kan láàrín àwọn ọdún, láàrín ọdún láti fún mi ní ìsinmi lẹ́nu iṣẹ́. Elé yìí ni àwọn èèyàn máa ń pè ní leave, ìsinmi leave èmi máa ń gbà. Àtipé ìsinmi yìí, èmi n máa kọ lẹ́tà wípé mo fẹ́ lọ fún ìsinmi yìí, torí pé ọ̀pọ̀ ìgbà gan, ọ̀gá mi ẹ fẹ́ kí n lọ fún ìsinmi yìí. Wọn máa rò pé à, àwọn ò ní rí mi fún oṣù kan, ta ni yoó wa bá awọn ṣe gbogbo iṣẹ́ yìí? Ti mo bá sì tì wà nínú leave yìí tí ń lọ ibí iṣẹ́ mo, ọ̀gami a sì tún máa fi iṣẹ́ ránṣẹ́ sí mi pé kí n ba ohun ṣe. Torí irú ìsinmi yìí, ìjọba apapọ̀ ló gbé kalẹ̀ tó jẹ́ pé kò sí ibi to bati n ṣiṣẹ́ ti àkókò bá ti tó, tó bá ti kọ lẹ́tà sí wọn pé ìwọ fẹ́ lọ fún leave, kò sí wọn gbodo fún ẹ ní ààyè rẹ ni. Tó bá ti tọ́ sí ọ, ó di dandan ki won fún ẹ ní ààyè. Páapá jù lọ àwọn tí wọ́n bá ń ṣiṣẹ́ takun takun lẹ́nu iṣẹ́ wọn, tó jẹ́ pé wọ́n mọn iwúlò wọn lẹ́nu iṣẹ́, won ṣe ọlẹ won se eni tó máa sè iméle, ó di dandan ki won fún wọn ní ìsinmi yìí. Torí pé bí èèyàn ṣe ń ṣiṣẹ́ sí, gbogbo ẹ̀ ló wà nínú fáìlì ìjọba tí ìjọba ń rí bí ó ńi kálù ku, bó ṣe ń tira ká tó ń ṣe iṣẹ́ rẹ̀ sí. Tí mo bá n wo fimu tì mín, àwọn akẹgbẹ́ mi gan yóò ní à, ohún kàn gbé iṣẹ́ wá ni, kò lágbára kan lórí mi láti máa sọ fún mi pé ó di dandan, dandan dan mo gbọ́ dọ ṣe iṣẹ́ naa, kò rí bẹ́ẹ̀. Paá pá jù lọ, ìgbà mìíràn mo máa ń lọ fún ìsinmi lẹ́nu iṣẹ́ ju oṣù kan lọ, torí pé ìgbà mìíràn ti mo bá n ṣiṣẹ́ bóya émi àti ọ̀gá mi, a rìn ìrìn àjò, tí a bá dé a lè lo, a lè lo bí ọ̀sẹ̀ kan kan nínú ilé, nínú ilé ki ató padà sí ẹnu iṣẹ́. Ìgbà mí ná, ara ìsinmi náà ni èèyàn ká sì. Ìgbà mí tí mo bá fẹ́ lọ, lọ sí, ohun láti lọ kó ọjà torí mo tún ní ilé ìtajà tí n ti ń tàjà, mo bá tọrọ ààyè lọ́dọ̀ ọ̀gá mi, mo bá tọrọ ààyè ọ̀sẹ̀ kan, mo bá ti fi ọjọ́ méjì, mo bá fi rìn irìn àjò lọ sí ibi tí mo ti fẹ́ kó ọjà mi. Ní kété tí mo bá ti dé, n fi ọjọ́ kan, n fi sinmi. Ọjọ́ méjì yókú, n lọ sí ilé ìtajà mi, àwọn tó ń bá mi ṣiṣẹ́ wọ́n ti to, tú gbogbo ẹrù tí mo ṣẹ̀ṣẹ̀ kó wá. A tò, a ṣí àwọn ìṣirò tó wà ní orí re ti a fi ta. Kí kan ṣe pé tí mo bá kọ́ ojá de, aakan kọ̀ si inú sọ́ọ̀bù bẹ́ẹ̀. Rárá, a si, a ṣí ìṣirò ìyẹ́ tá fi ta. Ara ìsinmi náà ni n ka eIéyi sì. Ìgbà mìíràn, ti ara mi ọ bá yá ẹ̀hẹ̀n ọ̀gá mi o tun ni kí n dúró sí ilé ara ìsinmi mi lọ́dọọdún. Páapá jù lọ ìgbà mìíràn mi o lè, máa ń sọ pé mi o lè ka iye ìgbà tí mo máa lọ fún ìsinmi ní ọ̀dọ̀ọdún.

Rárá o, mi ò fẹ́ràn yíya àwòrán, kì í ṣe ǹkan tí mo tiẹ̀ fẹ́ràn rárá, kò sí nínú ẹ̀jẹ̀ mi, eré ò dá. Láàlá kọ́kọ́ náà mo rò pé tí èèyàn bá fẹ́ràn ṣíṣe ǹkan, a jẹ́ pé ǹkan ni ti wà nínú ẹni yẹn, ó mọ̀ ọ́ ṣe, náà ló fi fẹ́ràn rẹ̀. Tí ò bá mọ̀ ọ́ ṣe kò ní fẹ́ràn rẹ̀. Ẹ̀hẹ̀n! Ǹkan mi wà tó jẹ́ pé tí èèyàn ò bá mọ̀ ọ́ ṣe náà ni lọ́pọ̀ ìgbà ó máa wù yẹn wípé "a, mo fẹ́ràn ǹkan yìí ṣùgbọ́n mò ń ṣe ó jẹ́ kí ń kọ." ṣùgbọ́n nípasẹ̀ tèmi yíya àwòrán, mi ò mọ̀ ọ́ ṣe, ìy ì tí fẹ́ràn ẹ̀ láti kọ́, wípé kì í mọ̀ ọ́ ṣe. Iru èèyàn tèmi jẹ ni. Debí pé ìgbà tí mo wà ní primary school tí mo sì wà ní jelosimi wọ́n bá ní ká ya àwọn tiisa wa àbí ká ya ìwé àbí ká ya ǹkan tí a fi ń kọ́ we bíi pencil, èmi èrí ya. Ọ̀rẹ́ mi ni yóò tún bá mi yá, ọ̀rẹ́ mi ọkùnrin, iná ni yóò bá mi yá, wípé kó hun tí ẹ bá mi yá. Mo ní tí wọ́n bá tó gbé wá nínú idánwó, mi ò mọ àwòrán ya, kì í ṣe ǹkan ti tèmi. Ì tí ẹ̀ fẹ́ràn láti ya àwòrán, kì í ṣe ǹkan tí mo fẹ́ràn, torí pé mo rò pé ó máa ń jẹ́ ǹkan tó wà nínú ènìyàn ni. Tò bá fẹ́ràn láti ṣe, o lè mọ̀ ọ́ ṣe. Ko má mọ̀ ọ̀ gan-an, ẹ̀hẹ̀n! O lè mọ̀, tò bá ti fẹ́ràn láti ṣe, o lè mọ̀ ọ́ ṣe náà ni. Lóòótọ́ àwọn tó ń ya àwòrán, à, àwòrán yíya àwù jẹ́ owó, ọ̀nà owó nínú ni, torí pé àwọn tó ń yá wọn ni owó. Láwùjọ láyé ìsín, èèyàn lè máa lọ koko rí èèyàn tí ó yá, tí ó wá fi yàn. Tò bá fẹ́ràn rẹ̀, wà á gbà lọ́wẹ̀ ni, wà á sì fun lówó torí èèyàn kò lè yá. Lóòótọ́ kì í ṣe ìwọ lo ní kó wá yá, wà á tàn fun lówó, ko fi dúpẹ́ lọ́wẹ̀ ko tò fi fun ní, ẹ́ ìwúrí nípa ǹkan tó ń ṣe. Àwọn yẹn ń ya àwòrán láyé fún lórisìírísìí tó jẹ́ pé wọ́n ń tà. Aimo yá àwọn ènìyàn tó jẹ́ pé wọ́n ní ilé ìtajà, tó jẹ́ pé àwòrán iná wọn ń tà. Àná lọkọ mi sọ fún mi pé a, àwọn ti fẹ́ ká ra àwòrán kan sínú parlour wa, mo ní a, èmi kì í ṣe èèyàn tó fẹ́ràn àwòrán yíya. Mì fẹ́ràn àwòrán yíya ṣùgbọ́n mo fẹ́ràn kí àwòrán kó wà nínú ilé mi. Àwọn ọmọ mi ní tí wọ́n bá ń gbé, ẹ́, inú ilé tí wọ́n bá fún wọn ní iṣẹ́ láti ilé ìwé wọn wípé kó ya àwòrán, kì í ṣe mi mò ń bá wọn ṣe. Wọ́n ó dúró dè bàbá wọn tí ó fi dé torí kì í ṣe ǹkan mi, èmi ò mọ̀ ọ́ ṣe, ì si fẹ́ mọ, kì í ṣe, ìy ì, ìy ì fẹ́ sọ pé ìy ì fẹ́ mọ̀ ọ́ ṣe, kò í ṣe ǹkan tí mo fẹ́ràn láti ṣe. Àti pé ìgbà mí, tèmi bá ti ẹ gbìyànjú pé mo fẹ́ ṣe, ǹkan tí mo bá yá kì í jọ ara wọn. Tá ǹ wè, àwọn èèyàn ó mọ̀ sí mi lẹ́wọ̀n pé a, kí mo ya ìwé lójo ara, màá ní mo ya ǹkan ni. Ìy ì torí pé kò sí ọkàn mi bíbẹ̀, ìy ì ti fẹ́ kọ́. Lóòótọ́ àwọn tó máa ń ya àwòrán, èmi máa ń ṣe kó rí yá fún wọn torí pé kò ó ṣe ǹkan tó rọrùn. Kí èèyàn jókòó, kí èèyàn kẹ́ yá àwòrán, bóyá o kàn rí èèyàn tó ń lọ, o kàn rí bó ṣe múra, o kàn yá. Àti pé níìsín, ayé ti da yọ lájú, ìgbà gbúdúdé ti dé, súkú yíya àwòrán ò tí wá níìsín. Tó jẹ́ pé àwọn tó bá ń yá àwòrán, wọ́n ó lọ sí, tí wọ́n bá ti parí sekondari school, wọ́n á tẹ̀síwájú láti lọ ṣe ìdánwò. Tan bá ṣe tìsèdánwò tí wọ́n ti pass, wọ́n á mú wọn ní irú súkú tó jẹ́ pé tí wọ́n bá jáde, wọn máa di ọ̀gá oní, ẹ́, oníṣẹ́ ara wọn, ti wọn di olówó tó ń dolo kiki.

Ìgbà tí mo kẹ́yìn sunkún, ó jẹ́ bí osù tó lọ, osù tó lọ lọ́hùn, nimo kẹ́yìn sunkún. Ó ní nǹkan tí mo ń dùn lọ́wọ́ Elédùà, kí Elédùà kó ṣe fún mi torí pé nǹkan yìí kò tíì wá sí ìmúṣẹ. Nígbà tí mo bá ti rántí nǹkan yìí torí pé mò ti bẹ Elédùà, ó ti ju bí ọdún mẹ́rin lọ lórí nǹkan yìí, ó máa ń mú mi sunkún torí pé ó máa ń jẹ́ ọ̀rọ̀ ìbànújẹ́ fún mi torí pé pé Elédùà kò tíì dáhùn ìbéèrè mi. Kì í ṣe pé mò ń máa ń béèrè lọ́wọ́ ara mi pé ṣé mò ṣẹ̀ ni? Tí mo bá ti ẹ̀ ṣẹ̀, ṣé látọdún yìí ṣé kò tíì tó ni? Ìgbà yẹn osù tó lọ èmo kẹ́yìn sunkún torí pé ìgbà míì gan máa ma wò pé àwọn nǹkan mí ń bẹ tó jẹ́ pé kò yẹ kí ẹ̀yàn máa béèrè. Lótọ́ Bíbélì, Bíbélì sọ pé "Bèèrè wọ yóò sì rí gbà". Ó kò di dandan kí ẹ̀yàn béèrè. Ǹkan mí ń bẹ tó jẹ́ pé èèyàn ó mọ̀, Elédùà ó mọ̀ pé ẹni yìí wa, ó nílò kín ní ó yẹ kó máa ṣe fún ẹni. Kò di dandan pé èèyàn á béèrè. Lóòda èèyàn tú béèrè báyìí, èèyàn tú rí gbà. Ọ̀nà yìí kì í ṣe ǹkan tó máa ń mú inú ẹyàn dùn. Ìgbà mìíràn dáń tí èèyàn ò bá lè ṣe ǹkan fún àwọn òbí, tí m bá lè ṣe ǹkan fún àwọn òbí mi tí wọ́n bá béèrè lọ́wọ́ mi, ó máa ń dùn mí. Lótọ́ kì í ṣe èmi nìkan wọn bí ṣùgbọ́n mò máa mọ̀ pé àwọn òbí mi ti jẹyà, wọ́n ti tiraka lórí mi, ó di dandan kí mi náà kí ń gbìyànjú láti ṣẹ̀jọ fún wọn. Látọ̀rí náà tí wọ́n bá béèrè ǹkan lọ́wọ́ mi tí ń bá ní, ó máa ń dùn mí torí pé mò máa ń sunkún. A! Osù tó lọ náà ò sunkún gan torí pé inú mi ò dùn rá rá rá rá rá. Ó máa ń ṣe mí, ó wáa ń ṣe mí bíi pé ṣé Elédùà ṣì ń gbàdúrà mi báyìí torí pé mo ti ń gba àdúrà yìí, mo ti ń gba àdúrà yìí títí ju ọdún mẹ́rin lọ tí Elédùà tó kọ́ tí ó fi béèrè sí ìdáhùn mi tó jẹ́ pé ó máa ń dùn mi. Ta àwọn ẹlòmíràn bá lára wọn gbàdúrà, kó lá pé ìyàn máa sọ léítì ní pé à, gbogbo nǹkan tí ẹ̀ ń bá wá, Elédùà ń ṣe fún un. Ẹ bèèrè ẹ sì rí gbà. Màá ma wò pé ṣé bí mo béèrè ǹkan tí Elédùà ò ṣe fún un. Ṣé àwọn tó ń ṣe fún un ṣé wọ́n da jù mí lọ ní? Kì í ṣe pé wọ́n da jù mí lọ àbí ṣe mi òtítọ́ èèyàn tó tó ní irú nǹkan mi ni àbí ṣe nígbà tí àwọn èèyàn bá béèrè lọ́wọ́ ẹ̀ pé à ṣé bẹ́ẹ́ lẹ́yìn ṣí Elédmare rè ni, ibo lọ lọ́hùn ni? Ọlọ́run wá kì í ṣe àwọn nǹkan tó bojú mi. Sí sunkún mi gan pé ní ọ̀sán osù tó lọ ni ọkọ̀ mi rí nínú ọkọ̀ mi ò dùn torí pé wọ́n ń bi mí pé kíni mò ń sunkún, mo ṣàlàyé fún wọn. Ó ní à bíi pé Ọlọ́run ò ṣe. Èmi máa ń wò pé tí a bá béèrè ǹkan lọ́wọ́ Ọlọ́run, ó yẹ kí Ọlọ́run lé tètè máa dá wa lóhùn. Ko gbọdọ̀ dúró di ìgbà tó jẹ́ pé ìyà nǹkan yẹn ń jẹ wá àbí pé a! Ó máa ń dàbí gbóńgbóń ń ṣú wa, ó máa ń ṣe wá bíi pé ṣé wọ́n gbàdúrà mọ́ wa yìí. Èmi kì í fẹ́ irú nǹkan báyìí kó ṣẹlẹ̀. Bí i pé màá máa ni lọ́kàn pé ṣé Ọlọ́run gbàdúrà mọ́ wa báyìí, èhìn irú nǹkan báyìí, ó ní èèyàn ń ronú bí aláìgbàgbọ́ kì í ṣe ọ̀rọ̀ aláìgbàgbọ́ torí ọ̀pọ̀ inú wa là á ní ara àti gbìdán láti gba ìdáhùn rẹ̀.

Ètò ìdárayá mi, a, ó jẹ́ ọ̀kan lára tó jẹ́ ǹkan gbòógì nínú ayé mi se ri tó bá di àkókò ìdárayá, è lè wá mi tì, kọ́lọ́un o mojẹ won o wa wá ti ni, ẹ rí mi nbẹ̀ sá ni, torí mo fẹ́ràn kí n máa dára mi yá. Tó jẹ pé ìgbà mìíràn gan lọ́jọ́ isínmi, tí ń bá ti lọ sí ibi iṣẹ́, ti mo bá ti dé, màá múra, mo bá ti sùn díẹ̀ láàárọ̀, màá múra, mo bá ti múra, ó di ìgboro kí n lọ ṣe ìdárayá. Mo fẹ́ràn fàájì gan, kí n gbéra mi jáde pẹ̀lú ọkọ mi ká ṣe fàájì. Kò jẹ́ pé àwọn tó máa ń dá ẹ̀rín pààyàn, wọ́n wà lóríṣiríṣi tó máa ń dá ẹ̀rín pààyàn. Ọ̀nà mìíràn tún ni pé àwọn olórin tí mo bá máa ń gbọ́ orin wọn tó jẹ pé mo fẹ́ràn wọn gan, tí wọ́n bá wá sí ìlú tí mo wà, tí wọ́n bá wá kọ orin, màá rí wipe o di dandan, mo lọ síbi ǹkan ti won ń ṣe yẹn, mo bọ́ lọ kọ́, mo bọ́ lọ rí wọn. Tó jẹ pé bí olórin yẹn ṣe máa ń múra, ọ̀nà tó máa ń gbà múra, ohun ná ni n fi múra lọ ibi ǹkan tó fẹ́ ṣe. Ọ̀nà ìdárayá mi, ìgbà mìíràn mo sì máa àwọn ọ̀rẹ́ mi á pé'ra wa, ó ti pẹ́ ta ti ríra wa, ta bá sọ̀rọ̀ sọ̀rọ̀ bẹ́yẹn, àwa ni tò ki ẹni ká mú ibi táa le jáde láti ẹ̀ rí ara wa, tá bá ara wa sọ̀rọ̀, táa mi dá Àyàn inú wa o dùn pé a tiẹ̀ tùn ríra wa, a tún rẹ́rin a yọ̀ mọ́ra wa. Tó jẹ pé ǹkan mií gan nbe tó jẹ pé èèyàn ò lè sọ lórí fóònù àgbéká, tó jẹ pé ta bá ríra wa, oun ná là tó sọ. Pàápàá jùlọ àwọn ọmọ mi nígbà mii, ẹ̀ mọ̀ àwọn ọmọdé, mò máa ń gbé wọn jáde, torí gẹ́gẹ́ bí àwọn, gẹ́gẹ́ bí òbí, kò dá k'àwọn ọmọ èèyàn kó kanwa nínú ilé, kó máa máa ríta, kó máa máa rí ǹkan tuntun, kó máa máa rí ǹkan ìdárayá, kò dá, kò dùn gbọ́. Irú ǹkan báyìí tí wọ́n bá lọ sí ilé ìwé wọn padà, bóyá wọ́n ń sọ̀rọ̀ láàárín àwọn ọ̀rẹ́ wọn, àwọn ọ̀rẹ́ wọn máa ni "à, àwọn lọ ibi báyìí, ìyá wọn gbé wọn lọ ibi báyìí àbí bàbá wọn gbé wọn lọ ibi báyìí." Ti àwọn ọmọ èèyàn ò bá rí ǹkan sọ, á rí pé inú wọn dùn àti pé nípaṣẹ̀ bẹ́ẹ̀ tí ẹ̀eyan bá ń gbé àwọn ọmọ èèyàn náà jáde lọ fún ìdárayá bí èèyàn ṣe ń lọ. Ẹ̀hẹ́n, t'àwọn ọ̀rẹ́ wọn bá n so ǹkan ní ilé ìwé, àwọn naa ó lè so ǹkan wipe a, àwọn máa lọ ibi kan o, toje pé àwọn ṣeré pẹ̀lú bàálù, àwọn gbádùn ara wọn, ìyá wọn ra ice cream fún wọn. Gbogbo irú ǹkan báyen l'èmi máa ń fún àwọn ọmọ mi, torí pé ọkọ mi náà, woń fẹ́ràn rẹ̀ pé, à, ọjọ́ tówó bá ti wà, ká gbé àwọn ọmọ yìí, ká gbé ara wa náà jáde.

Bẹ́ẹ̀ni o. À, mo mọ bí a ti ń wẹ̀ o. Mo mọ bí a ṣe ń wẹ̀ gan ni. Pá pà jù lọ gẹ́gẹ́ bí obìnrin. Oje obìnrin ni oje ọkùnrin ni. Emí máa ń gbà àwọn èèyàn ní ìmọ̀ràn. Ẹ má wẹ̀ dáadáa torí kì í ṣe gbogbo èèyàn tó dàgbà àbí tó ti bàlágà ló mọ wẹ̀ wẹ̀ lóòótọ́. Ẹ lò ní o wẹ̀, tó bá jáde ní balùwẹ̀, ẹ bí ẹ bá tẹ̀ ṣe rí, dáhùn tún máa bí pé ṣé o ṣì wẹ̀? Ṣé ó dá ẹ lójú pé o wẹ̀? Torí bí o tẹ̀ ṣe rí, omi ó dé bí kan, omi ò ní dé bí kan. Ọṣẹ ó dé bí kan, oṣẹ ò ní dé bí kan. Bẹ́ẹ̀ lòmi bá tú wẹ̀ tán ná. Ara wọn tún máa run náà ni. Ní ero pé kí la ń fa ní ǹkan tó lọ wẹ̀ fún? Ṣé bó o lọ wẹ̀, ká ara rẹ má máa run ni àbí ká ara rẹ má máa ṣà yẹn. Ó tú wẹ̀ ná síbẹ̀síbẹ̀ ná, ara rẹ̀ ń sín run. Ọ̀nà tí èmi tẹ̀ máa ń gba àwọn èèyàn ní ìmọ̀ràn tí mò ṣe máa sọ fún àwọn ọmọ mi tí wọ́n bá, tí wọ́n bá ń wẹ̀ ni pé tó bá ti mú kẹ̀ǹkẹ̀rẹ́ kó tó rí wọ̀ wẹ, ó bá ti bó sí balùwẹ̀, da omi sára. Òò. Ṣàwà ti wà ní balùwẹ̀, ó bá ti tẹ Ṣàwà tó omi ti ṣe sí gbogbo ara rẹ, mú kẹ̀ǹkẹ̀rẹ́, mú, mú kẹ̀ǹkẹ̀rẹ́ kọ́kọ́ ṣàn ánú. Tó bá ti ṣàn ánú, kọ́kọ́ fi lé bí kan. Ó bá ti fi lé bí kan, o ti mọ̀ pé o ti kọ́kọ́ f-- o ti mú kẹ̀ǹkẹ̀rẹ́, o ti ṣàn ánú. Bóyá àwọn kòkòrò balùwẹ̀ ó ti bà lé lórí, o ti kọ́kọ́ san eléyàn nù kúrò níbi ibẹ̀. Tí dettol náà bá wá, èyí táa máa bù sún ni tọ́ ẹ pé tí ẹ̀ bá fi sún ni gbogbo kòkòrò abi tara ba ń hun ọ, ẹ̀hen tí o bá ti bù so mi, o ò ní rí, gbogbo eléni ò ní ṣẹlẹ̀. To bá ti ṣẹ́, jẹ kó ni, jẹ Ṣàwà ni kó tẹ̀ sí gbogbo ara rẹ, kó tẹ̀ kọ́kọ́ fọ ìdọ̀tí, o ò ní tìí fọ ṣẹ́ sára, kọ́kọ́ fọ, fọ ìdọ̀tí, kó fọ gbogbo àágù, kó fọ dànù. Tó bá ti fọ dànù, bí iṣẹ́ yó méjì mẹ́ta, wàá ṣẹ̀ṣẹ̀ mú kẹ̀ǹkẹ̀rẹ́ tó ń ṣẹ́. Mo lọ ọ̀nà. Ó bá ti mú kẹ̀ǹkẹ̀rẹ́ lọ́kọ̀ ya, mo lọ abẹ́ yá, abẹ́ yá ṣe kókó. Mo lọ abí ọmú rẹ, kò dìgbà tí o bá lọ mú. Ó yá múlọ ẹ̀yìn rẹ, múlọ ẹsẹ̀ rẹ, múlọ òdì rẹ. Ẹ̀mí máa ń gbà àwọn èèyàn ní àgbàlagbà mẹ́rin, gbogbo ẹ̀yinb ẹṣẹ̀ wọ́n o ti là á, wọn tún lá wọn wẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn nǹkan dúdúdúdúdúdú a túra pá lá síbi ìwẹ̀ ẹ́ sí àárín àlàáfo. Ẹ̀ṣẹ̀ wọn ló wọ̀ pé ẹ máa ṣètọ́jú ara yín. Àwọn àgbàlagbà mí ní wọ́n mọ bí wọ́n ṣe ń wẹ̀. Tan bá tú wẹ̀ tán ná, ọṣẹ, mọ́ lọ́ ṣẹ, a túlẹ̀ mọ́ ẹ lòmi. Ẹ̀yìn kì í ní omi ọṣẹ. A tún ṣẹ̀ṣẹ̀ lòmi ní inú etí. Ipe lápá ló sì ni òun ṣẹ̀ṣẹ̀ wẹ̀ tán náà ni. Ẹ̀mí máa ń gbà wí pé tẹ bá ń da omi, ẹ má da omi dáadáa. Ko jẹ́ pé láti orí yín ni kẹ ti máa da omi. Ẹ máa fọ etí yín nù, ẹ̀yín, etí, odì dandan kí ẹ máa fọ. Torí tí ẹ bá fọ, tí ẹ bá fọwọ́ sí, a máa ṣe bí òrì mọ́ yín lọ́wọ́. Ó máa ṣẹ́ bẹ́ẹ̀. Ìyá mi ló kọ́ mi. Ẹ̀mí mọ bí wọ́n ṣe ń wẹ̀.

Bẹ́ẹ̀ni, mò ń gbọ́ broadcast dáadáa torí ó jẹ́ ètò kan tó jẹ́ pé èmi máa ń gbọ́. Mo máa farabalẹ̀ gbọ́. Kódà mo máa ya àsìkò mi sọ́tọ̀ fún ni torí pé broadcast mìíràn tó jẹ́ pé àwọn bú òrisìírísìí èèyàn ó rí kó níbí ibẹ̀. Mo ní ní ọjọ́ kan, ètò kan tó ń ṣe broadcast lórí ẹ́, ẹni yìí wípé ó gbé ẹni kan wá kó wá sọ̀rọ̀ lórí bí ilé ọkọ bó ṣe pàdé ọkọ ẹ̀. Ìgbà tí arábìnrin yìí, mo fi orúkọ Bọ́lá sí rí torí èèyàn jẹ́ àkanní ní àwùjọ ni, ní òkè òkun náà wọ́n mọ̀ dáadáa. Ìgbà tí arábìnrin yìí ń sọ̀rọ̀, ó ní ìgbà tí ọkọ òun rí òun tó sọ fún òun pe á. Lágbájá arábìnrin, "à! Ó dùn ún wò ó, mo nífẹ̀ẹ́ rẹ̀." Òun nítan, kò sì yọnu, òun wò rórun sí i. Ìgbà tó dí bí i ọjọ́ kẹta ọ́wọ́ náà sọ fún un, "à! Òun náà nífẹ̀ẹ́ rẹ̀ o." Làwọn bẹ̀rẹ̀ sí í fẹ́ ara wọn torí pé àwọn rí ara wọn ṣùgbọ́n àwọn ò bí àwọn ò tíì mọ̀. Arábìnrin yìí, òun jẹ́ ẹni tó máa ń dá ẹ̀rín pà àwọn èèyàn, comedian ni wọ́n ń pè é, ó jẹ́ ẹlẹ́rùn pòṣò, o ná lo jẹ. Wọ́n á ní òun lọ fún iṣẹ́ kan lọ́jọ́ kan, òun sá lọ bó ṣe parí. Wípé ọkọ òun, ó jẹ́ èèyàn tó ga, tó ṣubọlẹ̀, tó dùn ún wó. Òun ò sì ga. Òun arábìnrin, òun ò ga. Kódà ìgbà mìí òun máa ń rú, òun máa ń sọ fún ọkọ rẹ̀ pé, "à! Sé o ti mọ̀ pé òun ò dùn ún wò fún ọ? Ó yẹ kó wá ẹlòmíí. Ó yẹ kó òun náà ó dùn ún wò bó ṣe dùn ún wò." òkò ò ní kó wù gbénú sóún se ó wù orí elémí kò wù tó wà bá nìí èmo irú òrò báyìí. Arábìnrin yìí, "bó ṣe kó rò ó ní ibi tó ń ti lọ ṣe iṣẹ́ rẹ tí òun ti parí, ni ará arákùnrin kan báta. Sé ìwọ sì ni ọkọ ẹ yìí? Ó kò se ìwo nnkan ni o fé o torí ó se eyan to jé pe o te dùwò légbè, ó kárí sí ó ní a àrọ̀ yìí dun òun, ó ló dùn òun. Ó ní bó ṣe délé, ọkọ òun ò sílé lọ́ùn bá pè lórí fóònù pé gbóló wá, o lóhùn ti wá lẹ́nu ọ̀nà ilé. Ìgbà tó dé ló wù gbà ní a, bó wù se pàré isé Lágbájá lágbájá, e wo ǹkan tí àwọn èèyàn so. Ọkọ ẹ̀ ni kí ló kan? Òun ló wù fẹ́. Kì í ṣe pé èèyàn ló fẹ́, ló fẹ́ fún òun. Òun ló mọ ǹkan tó wù rí, tó wù fi fẹ́. Ó ní ọ̀rọ̀ yìí wò ó lórí, èmi tí mò ń gbọ́ ga ó wò mí lórí kí ọkùnrin kó lè dúró ní àwùjọ. Ọkọ mi náà máa ń dúró láwùjọ fún mi. Wípé rárá sé, ìyàwó mi è ṣe rí èèyàn báyìí. Kọ ọkùnrin, kó ọkọ rẹ̀ dúró láwùjọ fún un. Ó ń sọ, ó ń sọ, ó ń sò o gbénú è sòrò láwùjo, ó dúró tì torí pé se rè àwùjo ye. Àwọn èèyàn ó máa ń sọ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó jẹ́ pé wọ́n á máa mú inú bí yan àbí ìṣe sí wọn. Wọ́n máa jẹ́ kó máa wò, kó máa wo rẹ bí i pé o ò jámọ̀ ǹkan kan. Ǹkan táwọn èèyàn máa ń sọ ni. Lórí ètò yìí náà mo ti mọ̀ pé àwọn ẹlòmíí wà tẹ́ni kan ń sọ. Wípé òun, ẹ́, ọ̀ re òun kan, wípé ó ní okú àti òbò. Órí okù broadcast yìí ni mo ti gbọ́ wípé obìnrin ní ó ní okú, ó ní òbò. Ah! Àwọn èèyàn wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ arákùnrin, ẹ́, obìnrin yìí pé, "èwo lọ́wọ́ ń ṣiṣẹ́ níbẹ̀?" Arábìnrin yìí ní méjèèjì ni ó ń ṣiṣẹ́. Wípé okú ó fi ń dùn yẹn, òbò náà ó fi ń dùn. Àwọn èè, àwọn èèyàn ń bẹ̀rù oríṣiríṣi broadcast. Ó dàbí ètò ìrírí ayé ni, ni màá sọ sí i torí pé broadcast ó dàbí kini oyinbo laye isin like o dabi ayipada, ki eeyan tu nkan pale kí èèyàn tunṣe òun nani podcast ṣe jẹ́. Àwọn ǹkan tí èèyàn ò gbọ́ rí. Ah! Àwọn èèyàn sá ń bi, wọ́n ní sá won sé iru ẹni yìí sì ni ẹni tó ń, tó ń wò lójú pé òun fẹ́ fẹ́. Wọ́n ní bẹ́ẹ̀ni wípé gbogbo gbẹ náà ló ń ṣiṣẹ́ lára rẹ̀. Ǹkan oríṣiríṣi ni mo ti kọ́ nínú won lára nípasẹ̀ gbígbọ́ podcast tí mò fẹ́ràn gan.